Ṣé o fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Mo fẹ́ràn ìmọ́lẹ̀ òwúrọ̀. Imọ́lẹ̀ òwúrọ̀, a lè rí oríṣiríṣi àfààní gbà láti ara ìmọ́lẹ̀ òwúrọ̀. Àwọn ǹkan tí a lè rí gbà náà ni àwọn òòrùn àárọ̀ etí ó máa ń jẹ́ kí ó máa ń ṣe ara lóore. A lè rí oríṣiríṣi àwọn àfààní gbà bíi Vitamin D láti ara òòrùn àárọ̀. Vitamin D yì ó máa ń ṣara lóore, ó sì máa ń jẹ́ kí egungun kí ó dá ṣáṣá, ó dè máa ń jẹ́ kí ara ènìyàn kí ó ó jọ lọ. Kíì ṣe pé ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ kò dára náà, ṣùgbọ́n ìmọ́ ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ ó wà tí a bá fẹ́ gba tí a bá fẹ́ gba fẹ́fẹ́ ní ìrọ̀lẹ́

Kò tí pẹ́ tí mo lọ láti lọ rí dókítà. Eéh, à ó dára fún wa láti lọ máa rí àwọn dókítà ní ilé ìwòsàn láti bá lè mọ bí àgọ́ ara wa ṣe rí àti bí àwọn nǹkan tí, àwọn nǹkan tí ó wà ní àgọ́ ara wa bí a ṣe lè mọ àbí wọ́n ti lè dá, dà wá láàmú sí.

Ṣé o ní ìwà tó dára ní ìgbà tí o bá ń jẹun? Ehn, bẹ́ẹ̀ni mo ní ìwà tí ó dára nígbà tí mo bá ń jẹun. Ehn, hmm, mo máa ń jẹ, mo máa ń jẹun dáadáa, ehn nígbà míì, a mo máa ń lo ṣíbí fún àwọn oúnjẹ tí ó bá yẹ kí n lo ṣíbí fún, mo dẹ̀ máa ń lo ọwọ́ fún àwọn tó bá yẹ, oúnjẹ tó bá yẹ kí n lo ọwọ́ fún. Àwọn oúnjẹ bí i àmàlà, a, àwọn eh oúnjẹ bí i iyán, ẹ̀bà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn oúnjẹ wọ̀nyí, a má, mo máa ń lo ṣíbí fún wọn, mo máa ń lo ọwọ́ fún àwọn oúnjẹ wọ̀nyí náà. Àwọn oúnjẹ bí i a, ìrẹsì tàbí ẹwà, àbí a, eh, eh, ìkọ́kọrẹ́ àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo máa ń lo ṣíbí fún àwọn oúnjẹ wọ̀nyí. Ah ní orí tábìlì àwọn òyìnbó, a máa ń lo ṣí, eh, fọ́ọ̀kì àti ọ̀bẹ láti fi jẹun. Ah, eh, wọ́n dẹ̀ ní gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n kọ́ wa ní ilé ìwé, wọ́n sọ fún wa pé eh, pé kí a má má sọ̀rọ̀ nígbà tí a bá ń jẹun. Ehn, fún ìdí èyí mi ò kí ń sọ̀rọ̀ nígbà tí mo bá ń jẹun. Àyàfi ìgbà tí mo bá jẹun oúnjẹ tán.

Ṣé o fẹ́ràn wà ní òru? Ehn, ṣe mo fẹ́ràn láti wà ní òru? Ehn, bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti wà ní òru. Oríṣiríṣi nǹkan ni mo lè ṣe ní òru tí mi ò lè ṣe ní ọ̀sán. Àní òru ni mo máa ń ráyè kà ìwé torí ọ̀sán àwọn èèyàn máa ń dà mí láàmú lọ́pọ̀lọpọ̀. Wọn ò dẹ̀ kí n jẹ́ kí n rọjú ráyè kà ìwé. Ṣùgbọ́n ní òru, mo lè ṣe oríṣiríṣi nǹkan tí mi ò lè ṣe ní ọ̀sán. Mo lè kàwé, mo dẹ̀ tún lè gba àdúrà ní òru.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Ehn, ìgbà tí ọkọ̀ mi bá dọ̀tí náà ni mo máa ń fọ. Ehn, ìgbà mí, ọkọ̀ mi lè máa dọ̀tí, ehn, ehn, ọkọ̀ mi lè máa dọ̀tí koto di pé mo fọ̀. Ṣùgbọ́n ìgbà tí mo bá ríi pé, a, ọkọ̀ mi ní àwọn ìdẹ̀tì díẹ̀díẹ̀, mo máa ń rí i dájú pé mo fọ̀. Àti nbá dẹ̀ fẹ́ fọ ọkọ̀ mi, mo máa ń fọ láti ara àwọn ibi tí, ehn, láti òkè dé ìsàlẹ̀. Gbogbo àwọn nǹkan tí ó wà nínú ọkọ̀ mi bíi àwọn chair àti àwọn kápẹ́tì tí ó wà ní inú ọkọ̀, mo máa ń rí dájú pé mo fọ̀ dáadáa kó dẹ̀ mọ̀ tónítóní. Màá fọ àwọn táyà mi náà, ẹgbẹgbẹ́ táyà mi, ibi tí a fi ń tẹ ìlẹ́lẹ̀, màá rí dájú pé mo fọ àwọn ibẹ̀wọ̀n yẹn náà bó ti tọ́ àti bó ti yẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe iṣẹ́. Ṣé o máa ń ṣe iṣẹ́ láti ilé? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ láti ilé lẹ́ẹ̀kọ̀kan. Èhh, ìgbà mìíràn wà tó jẹ́ pé, àh, iṣẹ́, iṣẹ́ mi níbiṣẹ́ kò kíì ṣ-- kò ń ṣe àwọn iṣẹ́ tí, ẹ́h, ó ní, ẹ́h, boyaa, ìgbà mìíràn ara mi lè máa yà láti lọ sí ibiṣẹ́. So, mo máa gbé kọ̀npútà mi. Orí kọ̀npútà mi náà ni màá ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ mìíràn kàkà tó yẹ kí n lọ sí ibiṣẹ́. Ṣùgbọ́n ìgbà tí ara mi bá yá, màá ríi dájú pé mo lọ sí ibiṣẹ́ láti lọ ṣe àwọn iṣẹ́ eyi tí ó bá yẹ kí n ṣe ní ibi iṣẹ́.

Ṣé o máa ń dé ní àkókò? Ehn, bẹ́ẹ̀ni, mo máa ń dé ibi iṣẹ́ ní àkókò. Ehn, mo jẹ́ ẹnìkan tí, ehn, mi ò fẹ́ láti máa pẹ́ dé ibi iṣẹ́ tàbí ibi tí mo bá ń lọ. Ehn, láti kékeré náà ni wọ́n ti fi kọ́ wa pé kò yẹ kí èèyàn máa pẹ́ lọ sí ibi iṣẹ́ torí bí o bá ṣe tètè dé ibi tó ń lọ sí náà ni wọ́n ṣe, wọ́n máa ń bọ̀wọ̀ fún àwọn tí wọ́n bá tètè dé ibi tí, bóyá ibi ìpàdé tàbí, ehn, ibi ìpàgọ́. Ehn àti, àti lọ sí ibi iṣẹ́, ehn, nígbà mìíràn ó lè jẹ́ nǹkan tí kò fara rọ̀ ṣùgbọ́n màá sáà rí dájú wípé mo tètè dé ibi tí mò ń lọ ní àkókò láì, láì, láìṣere rara. A, ní òwúrọ̀ kùtùkùtù náà ni màá rí dájú pé mo jí, mo dẹ̀ ṣe àwọn nǹkan tí ẹ kìí ṣe, bóyá mo fẹ́ dáná, bóyá mo fẹ́ jẹun, ìwẹ̀ àti láti ṣe ìtọ́jú ilé nítorí pé mò ń lọ sí ibi tí mò ń lọ ṣùgbọ́n gbogbo rẹ̀ náà màá rí dájú pé mi ò pẹ́, ehn, mi ò pẹ́ lẹ́yìn ní ibi tí mò ń lọ.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Tí bá fẹ́ jí ní òwúrọ̀, mo máá ń ṣẹ́ẹ̀tì àláàmu, àláàmù mi. Ìgbà mí, mo máa ń gbé àláàmù mi sí ago méjì, agogo méjì ní òwúrọ̀ kí n ba lè tètè jí ní òwúrọ̀ ọjọ́ náà. Ti bá dẹ̀ tí jí, màá rí dájú pé àwọn nǹkan tí ẹ ki n ṣe ní òwúrọ̀ ọjọ́ náà, mo tètè ṣe wọ́n, kí ń má baà pẹ́ dé ibi iṣẹ́.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Irú ẹ̀bùn tí mo fẹ́ràn fún àwọn ènìyàn náà, mo kí n tó, kí n tó fún àwọn ènìyàn ní ẹ̀bùn, mo máa ń kọ́kọ́ rí dájú pé mo mọ irú ẹni tí èè onítọ̀hún jẹ́ àti irú ẹ̀bùn tí irú onítọ̀hún bá fẹ́ràn. Torí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn náà ni wọ́n fẹ́ràn, tí àwọn mi pé pé a lè sọ pé a fẹ́ ra ẹ̀bùn fún wọn, ṣùgbọ́n ẹ̀bùn tí a lè rà ó lè má jẹ nkan tí wọ́n nífẹ̀ẹ́ sí. A fún ìdí èyí, ó lè má jẹ pé bóyá èmi náà ni mo máa lọ bá onítọ̀hún sọ̀rọ̀ nípa irú ẹ̀bùn tí ó fẹ́. Ṣùgbọ́n mo lè wá ẹnìkan tàbí ee tàbí ẹni méjì tí ó wà ní agbègbè onítọ̀hún láti béèrè lọ́wọ́ onítọ̀hún pé irú ẹ̀bùn wo ni irú ẹni báì báì fẹ́. Lẹ́yìn ìgbà tí ń bá dé ṣe ìwádìí tí ń bá ṣe ìwádìí tán tí mo ti béèrè pé irú ẹ̀bùn wo ni ènìyàn yìí fẹ́. Tí wọ́n bá ti ṣàlàyé fún mi, màá wá, màá mú owó tí ó bá jẹ́ ẹ̀bùn tí ipá mi ká, mo lè mú owó máa lọ sí ọjà ibi tí wọ́n ti ń ta ọjà. Màá dẹ̀ lọ ra irú àwọn ẹ̀bùn tí mónfẹ́ rà fún onítọ̀hún. Ṣùgbọ́n tí n bá fẹ́ ra ẹ̀bùn fún èèyàn, mo má ń ríi dájú wípé mo ra àwọn ẹ̀bùn tó jọjú fún ènìyàn torí kí wọ́n bá lè rí rí.

Oṣù wo ni, oṣù wo ni a bí o? A wọn bí mi ní oṣù kéè kọkànlá nínú ọdún. Ọjọ́, ọjọ́ kẹ ọjọ́ kọ kàndín nii, ẹ́, ọgbọ̀n. Ọjọ́ kọkàndín-ọgbọ̀n ní, ẹ́, inú oṣù kéè kọkànlá oun ni wọ́n bí mi. À, mo fẹ́ran ọjọ́ ìbí mi lọ́pọ̀lọ́pọ̀ torí, à, ẹ́, láti ìgbà tí wọ́n ti bí mi náà mo ti máa ń wá àwọn èyàn tí wọ́n bí ní inú oṣù tí wọ́n bí mi náà.

Ṣé, ṣe o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ sí, nígbà tí o, nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? A, tẹ́lẹ̀, tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo máa ń ní, eh, ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ sí àwọn ènìyàn. Ṣùgbọ́n, ẹ, ní àkókò kan wọ́n kọ́ wa bí a ti, wọ́n kọ́ wa bá ṣe máa ń sọ̀rọ̀, wọ́n kọ́ wa bá ti máa ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. A, lẹ́yìn ìgbà náà, nígbà tí mo kọ́ bí a ṣe ń sọ̀rọ̀ wájú àwọn ènìyàn, mi ò kí ń fi bẹ́ẹ̀ tijú mọ́. Mo dẹ̀ máa ń sọ̀rọ̀ dáadáa. A, tí a bá fẹ́, tí mo bá fẹ́ sọ̀rọ̀ wájú àwọn ènìyàn, mo máa ń rí dájú pé òhun mí jágere. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo jẹ́ ẹnìkan tí, ẹ, ojú máa ń tì ní tó tọ́. Ṣùgbọ́n ní, a, bí a ṣe ń dàgbà síná, là sí ni ìwà wa náà sì máa ma, wọ́n sì máa ma yípadà sí. So So bí a bá ṣe ń dàgbà síná ni ìwà wa náà ni a sì máa yípadà sí. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò jẹ́ ẹnìkan tí mo máa ń, mo máa ń, mi ò kí ń ní ìṣòro nígbà tí mo bá ń sọ̀rọ̀ ní, ẹ, sí àwọn ènìyàn. Mi ò dẹ̀ kí ń ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ sí àwọn ènìyàn lọ́wọ́lọ́wọ́ báyìí.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, mo máa ń pe, mo máa ń pe àwọn oníbàárà tuntun ẹ láti ní àwọn oníbàárà láti lè jẹ́ kí ọjà kí ó lè tẹ̀síwájú. A gbọdọ̀ mọ pé àwọn oníbàárà tuntun torí tí a bá, tí a bá, tí a bá pè wọ́n, ó máa jẹ́ kí wọ́n lè mọ̀ pé a ní ìfẹ́ sí wọn, a, wọ́n dẹ̀ máa, o dẹ̀ máa jẹ́ kí wọ́n mọ̀ pé a, wọ́n, wọ́n ní ipò tí ó dá ní inú ọkàn wa àti inú, ní inú ọjà wa. A ti máa pe àwọn oníbàárà wa tuntun, ó dẹ̀ máa ń jẹ́ kí wọ́n bá lè ràn wá lọ́wọ́ láti lè polówó ọjà wa fún àwọn oníbàárà mìíràn èyí tó lè jẹ́ kí wọ́n wá sí ilé iṣẹ́ wa.

Kí ni ó máa ń mú ọ rẹ́rìn-ín? Ẹ̀hẹ̀n, oríṣiríṣi nǹkan ni ó máa ń mú mi rẹ́rìn-ín, à ní ìgbà mìíràn nígbà tí àwọn ènìyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi bá ń sọ àwọn ọ̀rọ̀ tí yóò pani lẹ́rìn-ín, mo máa ń rẹ́rìn-ín. Ẹ̀, ìgbà tí mo bá wà ní ilé ìwé tàbí pẹ̀lú àwọn ènìyàn tí mo fẹ́ràn dáadáa, ẹ́hẹ̀n, mo máa ń rẹ́rìn-ín náà ní àwọn àkókò náà. Ẹ̀, ìgbà tí mo bá wà ní ilé ìjọsìn, nígbà tí a bá ń wàásù, nígbà tí ẹ́, ẹ̀, olùṣọ́-àgùntàn náà bá ń sọ̀rọ̀ lẹ́ẹ̀ẹ́ mí, ó limọ́lé sọ àwọn ọ̀rọ̀ tí yóò máa pani lẹ́rìn-ín, mo lè lè rẹ́rìn-ín náà. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà mo máa ń lọ sí àwọn ilé ibi tí wọ́n ti máa ń pani lẹ́rìn-ín, àwọn comedy house, kí n torí kí n ba, kí n ba le lọ síbẹ̀ láti lọ rẹ́rìn-ín náà. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ni mo lè wà ní ẹ̀gbẹ́ ọ̀nà àbí ẹ̀bá ọ̀nà. La ẹ́, màá dé tí ń ba, ẹ́, tí mo bá wà ní ẹ̀bá ọ̀nà náà, ọ̀pọ̀lọpọ̀ ǹkan náà ló máa ń pa mi lẹ́rìn-ín. Ni ẹ̀bá ọ̀nà, ó lè jẹ́ bí, ẹ̀yí ó lè jẹ́ ìṣesí àwọn ènìyàn tí ó wà ní agbègbè ibẹ̀ náà tàbí ìrìn, ìrìn sí àwọn ènìyàn tó wà ní, ẹ́, ẹ́, ẹ́, ẹgbẹ́ ibẹ̀. Ẹ̀, ní ìgbà mìíràn a lè rí, ẹ́, wèrè, bí wèrè ṣe ń ṣe. Lóòótọ́ àwọn Yorùbá ní, ẹ́, wèrè dùn ún wò ṣùgbọ́n kò ṣe é bí lọ́mọ. Mo gbàdúrà pé Ọlọ́run o. Ni yá ẹnì kankan wa ní wèrè, ṣùgbọ́n nígbà mìíràn tí mo bá ń wo, ẹ́, tí mo bá ń wo bí àwọn wèrè ṣe máa ń ṣe náà lẹ́ẹ̀kọ̀kan, o máa, ó jẹ́ ǹkan tí ó máa ń pa mi lẹ́rìn-ín náà dáadáa. So mo máa, mo máa, ẹ́, oríṣiríṣi nǹkan náà ló máa ń pa mi lẹ́rìn-ín dáadáa.

Ìgbà mélòó ni o máa fọ eyín lọ́jojúmọ́? Mo máa ń fọ eyín lọ́jọjúmọ́. Láàárọ̀ kùtùkùtù tí bá ń jí, màá fọ eyín. Ti bá, ti, ti bá fẹ́ lọ sùn, màá gbọ́ eyín, màá wọ́n eyín again. Eyín mi ò máa dán dáadáa. Mo máa ń fi, mo má ń fi brush àti toothpaste fọ eyín mi dáadáa. Mo máa ń fọ lẹ́ẹ̀mẹ́ta tó lẹ́ẹ̀mẹ́rin, ṣọ dá eyín mi ò máa mọ́ dáadáa.

Ṣé, ṣe o ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ mo ti, mo máa, mo ti rìnrìn àjò lọ sí, eh, ìlú mìí rì. Ìgbà tí, ìgbà tí mo ṣé kékeré, nígbà yẹn a máa ń lọ sí, ẹ́, wọ́n gbé mi lọ, wọ́n ti gbé mi lọ sí ibi tí wọ́n ti ń ṣe wedding ní, ní Ondo State nígbà yẹn. So, ìgbà, ìgbà yẹn mo ṣe kékeré, mo jẹ́ báyìí, báyìí ọmọ ọdún mẹ́jọ. Nígbà tí, eh, àwọn daddy mi àti mummy mi wọ́n gbé mi lọ sí ìlú Ondo State. Ìgbà yẹn o ní copper kan tí, eh, nígbà tí mo wà ní primary school, ó ra bag fún mi. Ó pe, orúkọ ẹ̀, eh, Copper Emma, ó ni orúkọ copper yẹn. So, ìgbà tí wọ́n fẹ́ ṣe wedding, ó fẹ́, ó fẹ́, eh, ẹni tó fẹ́ copper náà ló padà wá fẹ́ ní, eh, copper yẹn. So, wọ́n wá gbé mi lọ sí ọ̀dọ̀, wọ́n-- àbúrò mi nìkan ni ẹ́ kọ gbé lọ tẹ́lẹ̀. Ṣùgbọ́n ìgbà tí wọ́n wá rántí pé èmi ni copper yẹn máa rán, èmi ni copper yẹn like dáadáa. So, nǹkan tí ó jẹ́ kíwọ́n gbé mi lọ náà nìyẹn. So, ìgbà tí mo dé bẹ́ẹ̀ mo tì ẹ̀, ah, wedding yẹn náà dùn. Eh, nígbà, nígbà táa fi dé bẹ́ẹ̀, ah, mo rí oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn níbẹ̀. Eh, Copper Emma yẹn Igbo ni òun dè ẹ́, ìyàwó ẹ̀ jẹ́, eh, ìyàwó ẹ̀ ọmọ Yorùbá ni ìyàwó ẹ̀. So, ìgbà tí mo dé bẹ́ẹ̀, eh, mo kọ, ó ní ìwé tí mummy mi kọ fún mi pé bá dé bẹ́ẹ̀ kí n kà fún wọn. So, ìgbà tí wọ́n ṣe wedding lọ́wọ́, wọ́n wá pè mí, mo wá sọ fún wọn pé mo ní presentation tí mo fẹ́ ṣe níbẹ̀. Wọ́n, wọ́n wá pè mí. So, inú yìí kò ní tìrín. So, wọ́n wá pè, wọ́n wá pè mi jáde pé kí n wá ṣe, eh, presentation. Mo wá jáde síta, mo wá ṣe prese-- eh, presentation yẹn. Mo dẹ̀ sọ àwọn ọ̀rọ̀ tí ó wà nínú ìwé náà, mo dẹ̀ kàá síta fún wọn. So, inú gbogbo wọn dé dùn dáadáa. Eh, mo ti, mo ti lọ sí, eh, eh, Abuja rí náà. Ṣùgbọ́n ìgbà yẹn náà mo wà ní, o oní ilé iṣẹ́ kan tí mo wà nígbà yẹn. Àwọn ilé iṣẹ́ tó ń ta, eh, àwọn ilé iṣẹ́ tó ń ta òògùn ni mo wà nígbà yẹn. So, eh, ní, eh, nígbà, ìgbà tí mo wà ní ilé iṣẹ́ yẹn, eh, orí ibi, oríṣiríṣi ibi náà ni a máa ń lọ. Mo máa travel lọ sí ìlú tó, tó pọ̀ gidi. Ehẹn. So.

Nígbà wo ni o máa ń ṣe ìmọ́tótó ilé rẹ? Mọ máa, mọ máa ń ní tó bá, tó bá tó weekend dá ìs ìgbẹ́yin oṣẹ. Mọ máa ń gbá ilé mi dáadáa. Mọ de, mọ de máa ríi dájú pé, mo de máa ń make sure pé yàrá mi mọ́ dáadáa tónítóní. Ní ọjọ́, lóótọ́ ojoojúmọ́, ojoojúmọ́ náà mo máa ń gbá, mo máa ń gbá lẹ̀ nínú yàrá mi. Torí ojoojúmọ́ náà ni ó dáa fún wa láti máa ṣe ìmọ́tótó ilé. So ní ààrárọ̀ lójoojúmọ́ mo máa ń gbá ilẹ̀ ilé mi kó má ba dẹ̀tí. Lẹ́yìn ìgbà tí mo bá gbá ilẹ̀ tán, mo máa ń, mo máa ń fọ ilẹ̀ ilé mi náà kí ìdẹ̀tì má bà sí níbẹ̀ àti kí àwọn dust kó má ba gba particle, dust particles sí ara. So mo máa ń ṣe ìmọ́tótó ilé mi dáadáa lójoojúmọ́. Òun náà ni mo máa ń ṣe.

Àwọn app wò ni o máa ń lò jù? Àwọn áàpù wo ni o máa ń lò jù? Mo máa ń lo oríṣiríṣi, oríṣiríṣi app mo máa ń lò. Mo máa ń lo Discord, mo máa ń lo Facebook, mo máa ń lo Instagram, mo máa ń lo WhatsApp, mo máa ń lo Twitter, mo máa ń lo Telegram. App tí mo máa ń lò ó pò dáadáa. Mo máa ń lo App tí mo ń lò ó pò gan. Mi ò tí e lè sọ pé iyẹ app báyìí ni mò ń lò. Àwọn app game imi bóyá bí Subway Surf, àwọn app bí Subway Surf, àwọn BB racing àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Oríṣiríṣi app náà ló wà tí mo máa ń lò dáadáa ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Bátìrì fóònù mi, bátìrì fóònù mi ó máa ń pẹ́ dáadáa kó tó di pé ó kú, tí bá ti charge e kò kí pé kó tó kú náà.

Ibo ni o máa ń ra nǹkan? Ibi tí mo ti máa ń ra nǹkan ní agbègbè wa ní apá ibi tí a wà níbí, àwọn oríṣìíríṣìí àwọn ibi kan ló wà ta ti le ra nǹkan. A le lọ sí supermarket, a le lọ sí àwọn sọ́ọ̀bù kéékèèké ibi tí wọ́n ti ń ta nǹkan ní apá ibi tí a wà. A le lọ sí àwọn supermarket tí ó wà ní agbègbè wa láti lọ ra àwọn nǹkan tí a bá fẹ́ rà. Àwọn sọ́ọ̀bù kéékèèké náà, ṣùgbọ́n ìdí tí mo ṣe like láti máa lọ sí àwọn supermarket ni pé àwọn nǹkan tí wọ́n máa ń tà níbẹ̀, o kò fi bẹ́ẹ̀ wọ́n tó àwọn nǹkan tí wọ́n ń tà ní àwọn, àwọn sọ́ọ̀bù kéékèèké. Torí pé àwọn sọ́ọ̀bù kéékèèké, àwọn nǹkan tí wọ́n máa ń tà wọ́n máa ń fi owó kún ọjà wọn ní àpọ̀jù. So, mi ò fẹ́ láti máa lọ sí àwọn ibẹ̀ wọ́n yẹn tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀. Bá ṣe pé kí n lọ sí àwọn supermarket láti lọ ra nǹkan.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ẹ́, òun ni àkàrà eléti wọn dín, àkàrà tó jáde ní eléti wọn, àkàrà tí wọ́n, tí wọ́n máa ń dín, iye àkàrà dídín. Òun wọn máa ń jẹ dáadáa ní apá, ilẹ̀ Yorùbá dáadáa, ṣùgbọ́n kò fi bẹ́ẹ̀ common ní àwọn ilẹ̀ ìlú òyìnbó. So, tí a bá ní kí n sọ̀rọ̀ bó, bó ṣe máa ń ṣe, a máa ń lọ ẹ̀wà, tí wọ́n bá ti wá lo ẹ̀wà yẹn tán, wọ́n máa wá, wọ́n máa, wọ́n máa rí i dájú pé wọ́n máa kọ́ fọ̀. Tí wọ́n bá ti wá fọ ẹ̀wà yẹn tán, wọ́n máa rí i dájú pé, ẹ̀wà náà mọ́. Tí wọ́n bá dẹ̀ ti mọ́, wọ́n á lọ, wọ́n á lọ lò. Tí wọ́n bá ti lò wọ́n á, wọ́n á pò, wọ́n á fi iyọ̀, wọ́n lè fi iyọ̀ díẹ̀ síi. De bi tí wọ́n bá fẹ́ kó dùn dé, naa ni iyọ̀ yẹn náà ṣe máa wá sí. Ta bá dẹ̀ ti fi iyọ̀ síi tán, won wa bu epo kaná, àwọn lè lo epo, wọ́n dẹ̀ lè lo òróró. Ṣùgbọ́n èmi like, èmi like, àkàrà òloróró dáadáa ju àkàrà elépo. So, so a máa da òróró kaná tí òróró yẹn bá dẹ̀ ti gbóná, a máa wá da, a máa máa fi síbí díẹ̀ díẹ̀. A máa fi síbí, a máa fi bù sí inú epo yẹn. So tí ó bá ti dín, a ní jẹ́ kó jó, torí tí ó bá jó kò ní dùn jẹ mọ́. Torí tí ó bá ti tó, a wa maa kó jáde kúrò nínú, kúrú nínú òróró tàbí epo. Èmi, àkàrà elépo ó máa ń dùn mọ́ mi lẹ́nu ju àkàrà olóróró lọ. Àkàrà olóróró máa ń dùn lẹ́nu, lẹ́nu mi ju àkàrà olóróró lọ, so mo láì kí àkàrà olóróró ju àkàrà elépo. Lẹ́yìn ìgbà tí a bá dín tán oríṣiríṣi nǹkan náà la lè fi jẹ. Àwọn mìí máa ń lo, àwọn mìí máa ń lo, custard, àwọn mìí máa ń fi gàrí. Though apa ibi tí mo wà yi, wọ́n máa ń sọ pé ẹ kò da kán maa fi gàrí, mu pé kò, kò fi bẹ́ẹ̀ jo ojú tó bẹ́ẹ̀. Ṣùgbọ́n èmi like, mo fẹ́ láti, mo like láti máa fi, gàrí láti máa fi jẹ àkàrà. Àwọn mìí máa ń lo custard, àwọn mìí máa ń lo ògì, àwọn mìí máa ń lo nǹkan mìí yàtọ̀ sí àwọn nǹkan yen. Ṣùgbọ́n lápá, ibi tí mo wà n bí, mi kò sí nǹkan tí mo fẹ́ rí rà. Bí kò bá ṣe pé kí n lo, gàrí láti fi jẹ àkàrà náà, ó dẹ̀ máa ń dùn gan. Lẹ́ẹ̀mi mo tí n bá ní owó díẹ̀ lọ́wọ́, to ba jepe asiko tí mo lọ́wọ́ lọ́wọ́, mo lè lo kí ni, mo lè lo ṣúgà, mo lè, àbí ẹpa kí n fi mú. Tó wo bá dẹ̀ pọ̀ lọ́wọ́ mi dáadáa náà, mo de le ra milk náà, mo lè fi sínú gàrí yẹn, máa dẹ̀ ti fi ṣe, máa dẹ̀ bẹ̀rẹ̀ síí máa jẹun. Ó máa ń dùn gan.

Ṣé o máa ń lo ọ̀pá ìfàmúra nígbà tí o bá ń mu ohun mímu? Ọ̀pá, ọ̀pá ìfàmúra kì í ṣe gbogbo wa náà nìkan ni mo máa ń lò. Ó ṣe àwọn drink kankan tí ẹ pé mi ò lè, mi ò lè lo straw, torí straw ni a máa ń pè é. Ó ṣe àwọn, àwọn drink kankan tí ẹ pé mi ò tiẹ, àti pé ó ṣe àwọn drink wọ́n kì í sábà fi ọ̀pá ìfàmúra pẹ̀lú ẹ̀, iyen straw wọ́n kì í fi pẹ̀lú ẹ̀, so lábẹ́ ẹ̀bi tí a bá ti fi ọwọ́ ta tí fi, ta bá ti fi yín ta fi ṣí, a máa da, a máa dá jẹ nì straight, kò sí pé àwọn wá straw àbí ìǹkan kankan. Lóòótọ́ àwọn tó máa ń lo straw ó máa ń dùn, ó máa ń dùn tí wọ́n bá lo straw. Ọ̀bẹ àwọn tó bá fẹ́ ṣákọ, bàwá kò sáábà kọ tí a bá fẹ́ ṣe, so a máa bá, tí a bá ti ṣe báyìí a máa dà, a máa bẹ̀rẹ̀ sí máa dà sẹ́nu ni straight báyìí. Só tó bá rẹ̀ tí tán, a máa gbé ìgò yẹn kalẹ̀. Ìgbà míì gan, àwọn kan máa sọ pé, àwọn míì máa sọ pé, "ya ìgò". Tí a bá, tí a bá lọ ṣe mistake tí a lọ fọ́ go, a máa sanwó ìgò. Àwọn tí a bá fọ́ go, wọ́n máa, a máa dà ìgò padà. Ìgbà míì gan tí a bá ti fẹ́, tí a bá fẹ́ rán kọ́, lọ̀tọ̀ àwọn tí a ti rà nǹkan, wọ́n máa ní ka mú owó díẹ̀ kalẹ̀ tí a bá fẹ́ mú ìgò lọ, torí ìgbà tí a bá dà ìgò padà wá. Ó máa ń jẹ́ ǹkan tó máa ń like ó wà, ó wà fúnny lápadà wọ́n bí. But láti máa lo straw wọ́n, fún èmi gan kọ̀ jẹ́ iyì wàhálà like bí stress. So mi ò fi bẹ́ẹ̀ láì kí láti máa lo kí ni wọ́n pè, láti máa lo straw. But ẹ̀ẹ̀kọ̀kan tí mo bá rí lẹ́ẹ̀kọ̀kan mo lè lo, bọ́ tí ì bá rí mi ò ní lò, tí mo bá rí màá lò, tí ì bá rí mi ò ní lò.

Ṣe o máa ń gbọ́ podcast? Podcast, podcast, podcast. À, podcast, mi ò rò, mi ò rò pé, mi rò pé a máa ń gbọ́ podcast o. Tó bá yẹ bí, ẹ́, bí news. Ehen mo lè wá ṣe news, mo lè gbọ́ news. Àwọn, boya mi ò dé mọ̀ tí mọ itunmo podcast ṣá. But, mi rò pé mọ́ máa ń gbọ́ podcast. Boya mò dé máa ń gbọ́ tí mi ò mọ, ẹhen. But mi ò mọ̀, mi rò pé mò mọ̀ tí mọ itunmo podcast. Boya mọ̀ máa padà lọ ká. Màá lọ, máa lọ ká nípa tí bá ti parí, ẹ́, bá ti parí ńkan tí mò ń ṣe, màá lọ ká nípa podcast. Ṣùgbọ́n ti é bá fẹ́ kọ́ wa náà bí a ṣe ẹ nípa podcast kò sí wàhálà.

Ṣé o ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Kò dẹ́ ṣe ọjọ́ kan kọ́, àì ìgbà mí gan fóònù mi máa bàjẹ́. Mi ò de ní, mi ò ní rí tun ṣe. Ìgbà mẹ́rin ni ó jẹ́ pé screen mi ló máa bàjẹ́, tó jẹ́ pé screen mi lè fọ́. Tí ó bá dẹ̀ ti fọ́ àti ṣe, ó máa ń, ó máa ń fún mi ní ìwàlá díẹ̀ kí ó tó rí pé mo rí screen fóònù mi ṣe. Screen fóònù mi lè ti èkejì mí bayi, gan báyi o ti e ti bàjẹ́. Roll on, mo ń lo roll on mi lọ́wọ́ ni. Ó dẹ̀ jábọ́ sórí screen fóònù mi. Screen fóònù mi dẹ̀ bàjẹ́, àti ìgbà yẹn ni mo dẹ̀ ti gbé kalẹ̀. Mo kan rípé ó ń tan techno níbi oríṣiríṣi ibi méje. Ẹ̀hẹ̀n. So, mo dẹ̀ gbé kalẹ̀ torí kò ṣeé lò mo. Ẹ̀hẹ̀n. Screen fóònù ti wọn báyìí ò. Oríṣiríṣi fóònù tí à ń lò báyìí, ẹ máa rí fóònù kékeré bayi. Ẹ̀ gbọ́ pé screen fóònù ti máa ń lọ bí i wá bí i fifteen thousand. Tó bá te jẹ̀ ẹ́ bí i àwọn fóònù ńlá, fóònù kékeré tó jẹ́ pé èèyàn rà ní bóyá bí i one fifty. Tí ẹ bá máa sọ pé fẹ́ rà screen, ẹ máa gbọ́ sẹ́venty ke. Ẹ rí pé irú àwọn kan wọ̀nyẹn. Nigeria, Nigeria ti e ti wá bàjẹ́ gan bá yí ṣá torí orílẹ̀de ta wá yìí gan. Bí i pé àkọ́ńṣà, àkọ́ńṣà, àkọ́ńṣà wa ni, pé àwa ni. So àìmáyé ìgbà tó jẹ́, àìmáyé ìgbà tó ẹ́ pé mo tètè ti wà láì máa lo fóònù. Kódà ọ̀sẹ̀ kan, kódà oṣù kan tí ẹ́ ti lọ tó ẹ́ pé mi ò lo fóònù rárá, rárá, rárá, rárá, rárá, rárá. Ẹ̀hẹ̀n. Àti bá, so tí n bá dé ẹ lo fóònù, báwo ni mọ sẹ́ fẹ́ lọ sórí internet, mi ò lè lọ sí orí internet atọ̀. So àìmáyé ìgbà lọ́ de ti wà tí mi dẹ̀ lé, tí mo ní láì, tí mi ráyè lọ sí, tí mi lè ráyè ṣe nǹkan kan lórí internet torí pé kí ni fóònù mi bàjẹ́.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Àh, ìdo, kì í ṣe pé ìdojúkọ náà o fi bẹ́ẹ̀ pọ̀ tó bẹ́ẹ̀, bọ́lẹ̀ mí, ó lè jẹ́ pé, à, ìdojúkọ láti ọ̀dọ̀ àwọn ọ̀gá, bí kàn máa disturb èèyàn, wọ́n á ní pé ká ti tètè dé ibi iṣẹ́ lẹ́mi. Ẹ̀, bẹ́ẹ̀, kí, ẹ́, oríṣiríṣi nǹkan la máa ṣe nílé, kí èèyàn tó dáná, kí èèyàn tó jẹun, kí èèyàn tó ṣe gbogbo ẹ̀. Àwọn family náà dẹ́ wa n lé tẹ́ yé èèyàn gbọdọ̀ tọ́jú kóto di pé èèyàn le kúrò ní ilé. So, àwọn, àwọn ìdojúkọ tó, tó wà ní ibi iṣẹ́ náà kò ṣa, kò, kò ì ṣe pé ó fi bẹ́ẹ̀ pọ̀, kò dè n ṣe ǹkan tí èèyàn le ṣe. Ẹ̀hẹ́n, bọ ìdojúkọ sá wà.

Nígbà wo ni o kẹ́yìn fò? Ẹni tó lówó ló máa ń fò náà. Gbé, mi, mi ò tiẹ̀tí, mi ò tí fò rí múṣẹ́ wá yí. Ehn, but mo máa ń wọ ọkọ̀, mo máa ń wọ ọkọ̀ tí n báa fẹ́ lọ, tí máa fẹ́ travel bóyá mo bá fẹ́ lọ sí àwọn other state tó wà ní side ọ̀dọ̀ wa níbí. Mo lè, mo lè wọ mọ́tò, but mi ò tí ì wo aeroplane rí o. But yẹ tí n bá máa, tí n bá máa ní eh privilege láti wo aeroplane, inú mi náà máa dùn dáadáa. Iyẹn wọ́n máa ń pè ní ọkọ̀ bàálù. Tí bá, tí bá máa ní, bá máa ní àǹfààní láti wọ, inú mi ná à dùn, but for now i never enter am before, mi ò tí ì wọ̀ rí.

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Àimòye ìgbà tí fóònù mi máa ń gbóná torí mo máa ń tẹ fóònù gan. Mo máa ń tẹ fóònù gan especially ní, eh, ọwó alẹ́ àbi ọwó ìrọ̀lẹ́. So fóònù mi máa ń gbóná gidigidi gan tí bàá ń tẹ. Ó ṣe, ó ṣe, ó ṣi rú, ó ṣi fóònù kan tí mo máa ń lò tẹ́lẹ̀, eh, Xiaomi S10, ah, fóònù yẹn máa ń gbóná gidi tó ẹ pé ó ṣe sí àwọn app tí mo bá, tí bá tẹ fẹ́, tí bá fẹ́ tẹ̀ ló, tí bá fẹ́ lò lórí fóònù yẹn tó ẹ pé tí bá te, tí bá te ti tí, tí bá tẹ tí lò díẹ̀ báyìí, ìgbà mìíràn ó máa hang ni kò dẹ́ni tẹ̀ mọ́, kò ní iṣẹ́ mọ́. Màá yí ṣẹ́ tí ó bá pa, màá tú tán kí ó tó rí pé mo lè rí lò. So ó máa ń gbó, máa ń gbóná, fóònù yẹn tìyẹ̀ máa ń gbóná gan lára tọ̀. Tẹ́ ẹ́ pé tí bá fi tẹ erẹ́kẹ́ mi gan báyìí, ó máa jó mi gidigidi. So fóònù mi máa ń gbóná gan, ó máa ń gbóná gidigidi.

Ṣé o wọ aṣọ àkàyọ́ rí ní ibi iṣẹ́? Ẹ̀, ṣe graduation gown? Ẹ̀, mo ti, mo ti wọ̀ rí. Ó ti ẹ ti, ó ẹ, ó ti ẹ ti ìgbà tí mo ye, ìgbà tí mo ti wọ gan, ó ti ẹ ti pọ̀ dáadáa. Ìgbà tí mo wà primary school, a fẹ́ ṣe graduation, a máa lọ gba aṣọ graduation, but lẹ́ẹ̀mi máa mọ̀ pé ká kọ́kọ́ lọ fọ̀ ọ́n kí wọ́n máa ti kó fún wa. A wa náà là má fọ̀ wa ra wa fọ̀ kó tó dí pé a wáa fi ṣe, ẹ́ẹ́, graduation ceremony. So tí a bá dẹ̀ ti lòó tán, a máa dá padà. But tí a bá ti fẹ́ wọ̀ gan inú wà máa ń dùn pá fẹ́ wọ aṣọ graduation. Ìgbà tí mo wà ní JSS3 náà, torí school tí mo ti ka, tí mo ti ṣe JSS3, ó yàtọ̀ sí school tí mo ti ṣe SS3. So ìgbà táa pa lẹ́ẹ̀sẹ̀ ní JSS3 náà, mo tún wọ̀ na, wọn tún kó fún wa the same thing. Awa náà là má lọ fọ̀. Tí a bá ti wọ̀ tán, a tún lọ fọ̀ padà again. Then ní SS3 náà the same thing. Awa náà là má lọ fọ̀. Aba, a dẹ̀, a dẹ̀ tí a bá dẹ̀ ti, tí a bá ti lòótọ́, a ti fọ̀ padà, a dá padà fún wọn. Then, ẹ́ẹ́, school tí, ìgbà tí mo fẹ́ wọ̀ lé sí, ẹ́ẹ́, school of nursing náà, wọn kó fún wa náà gba wípé ká wọ̀ ọ́n. So gbá, bá dẹ̀ ṣe wọ̀ tán náà, a dẹ̀ tún padà dá padà fún wọn náà ni.

Ṣé o ti lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí? Mi ò tíì lé anybody kúrò níbi iṣẹ́ rí o. Eh mi ò kí ń ṣe, mi ò kí ń ṣe ọ̀gá nílé iṣẹ́ so. Mi ò lè lé anybody kúrò níbi iṣẹ́. Ẹni tí ó bá fẹ́ ṣiṣẹ́, wọ́n á ṣiṣẹ́, ẹni tí wọ́n bá dẹ̀ fẹ́ ṣiṣẹ́ kò ní ṣiṣẹ́. So mi ò tí, mi ò tí lè ẹnikẹ́ni kúrò níbi iṣẹ́ rí. But mo ti rí ẹni tí wọ́n ti, wọ́n ti lé ẹnìkan kúrò níbi iṣẹ́ wa nígbà yẹn. Wọ́n ní boyà wọn kòwò jẹ níbi iṣẹ́, ehn, wọ́n dẹ̀ lé ìdànù. Ẹnìkan náà ń kó, wọ́n máa ń ta àwọn eh kini wọ́n máa ń ta àwọn appliances, appliances sí ibi iṣẹ́, wọ́n máa ń ta àwọn appliances wá ní ibi iṣẹ́. Ṣó igbà tí wọ́n dẹ̀ gbámú, wọ́n tiẹ̀ wọ́ kó fi rin ìgboro kini, wọ́n tú sí òhòò, wọ́n dẹ̀ kó fi rin gbogbo ìgboro ìlú yẹn ká. Kọ́tó di pé wọ́n sé wáa lé dànù kúrò níbi iṣẹ́. But mi ò tí, mi ò tíì dọ̀gà dé pé mó máa sọ́pẹ́ mó fé le ẹnìkan kúrò níbi iṣẹ́.

Kí ló máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? À ti n bá ti bá n wà níbi iṣẹ́, ǹkan tó máa ń fún mi ní, máa ń fún mi jíjà, tó máa ń fún mi ní ìtara. Kò ju pé bá ti bá gbà tá, ti bá ti bá rí àwọn tí a tí mo ń bá ṣiṣẹ́, tí wọ́n bá ṣiṣẹ́ dáadáa, ẹ́hẹ́n, tí wọ́n bá ṣiṣẹ́ dáadáa tí wọ́n dẹ̀ mú inu eeyàn dùn. Àbí tí mi ò fẹ́ kí ọ̀gá kó máa já gbe mọ́yàn. Mo lìke kí n máa tí kí ọ̀gá, irú ẹni ọ̀gá tí ń bá ní, mo fẹ́ kó máa, kó jẹ́ ọ̀gá tó máa, tó máa n ṣọ̀yàyà gan. Torí kò sí ẹni tó máa lìke pé bóyá o lọ sí ibi iṣẹ́, ẹnìkan máa ń pariwo mọ́ ẹ àbí bóyá, ẹ́ẹ́, ẹnìkan wà n sọ̀rọ̀ sí ẹ bió ṣe yẹ. Norma máa ta gbogbo gbogbo náà ṣe wà. Gbogbo wa la n, a ní ǹkan táa fẹ́ àti a ní ǹkan táa fẹ́. Ẹ̀ẹ́hẹ́n. So tí ẹni bá kàn dé ibi iṣẹ́ torí tí ẹnìkan pariwo, though àwọn min láìkí ẹ o." Ẹ̀ẹ́hẹ́n. Àwọn min máa rò pé bóyá, bóyá bí respect ni, but mi ò like bóyá kí n wá ni ibi iṣẹ́ kí ẹnìkan máa pariwo mọ́ mi. Kò kì í mú inú mi dùn. So ìtara òde, ìtara ọ̀ti ẹ́ ni wà. Àti ṣiṣẹ́ gan, ó máa dàbí pé wọ́n fọ́sí wa láti ṣiṣẹ́ ni. So mi ò like kí ẹnìkan máa pariwo mọ́ mi. B'ẹyan bá máa bá mi sọ̀rọ̀, kó bá mi sọ̀rọ̀ pẹ̀lú, pẹ̀lú ìrìnlẹ̀ àti ìwà tútù. Pé mi ṣe, kí n ṣe pé wọ́n máa pariwo àbí nǹkan kan. Ẹ́hẹ́n, mi ò like kí wọn máa pariwo mọ́ mi rara. So to bá ṣe ọ̀rọ̀ ìtara yẹn. Ẹ̀ẹ́hẹ́n, bóyá ti bá ti wà ní ibi iṣẹ́ náà, mo like kí ma play orin, kín ma gbọ́ orin dáadáa. Oríṣiríṣi orin náà ni òde máa ń gbọ́. So ibi iṣẹ́ tí n bá wà tí ń bá lè gbọ́ orin fún ara mi, èmi ò, èmi ò fi bẹ́ẹ̀ like iṣẹ́ yẹn. Tí ó bá yẹ kí mo máa play díẹ̀. Ẹ̀ẹ́hẹ́n. But pé mi ò tiẹ̀ lé play rárá, rárá yẹn, o máa ń bí mi nínú gan. So mo like orin láti máa play orin ní ibi iṣẹ́. Ó wà lára ǹkan tó máa fún mi ní ìtara. Then àwọn ilé iṣẹ́ tó bá gbà k'eyan máa ṣeré ìdárayá like k'eyan máa ṣe exercise tàbí kí wọn máa gbá bọ́ọ̀lù. Ẹ̀ẹ́hẹ́n. Tí n bá dé rí àwọn ilé iṣẹ́ wọ̀nyẹn, mo lè bá wọn partner, máa dé bá wọn ṣiṣẹ́ dáadáa. But tí wọ́n o bá fún mi ní àǹfààní láti, láti ṣe àwọn nǹkan wọ̀nyẹn, you no get time. O ò ní àǹfààní láti, bóyá láti, láti ṣeré àbí nǹkan kan. Tẹ́ pé iṣẹ́, iṣẹ́, iṣẹ́ ni gbogbo ìgbà. Èmi ò fi bẹ́ẹ̀ like ẹ̀ sha.

Ṣé o ní gíláàsì ọ̀rùn? Rárá, mi ò ní, mi ò ní eyeglass o. Ehn, àwọn tó máa ń ṣiṣẹ́ ọlọ́, àwọn tó máa ń ṣiṣẹ́ ọ̀kadà ní sáìdì bílù máa ń lo, ehn, eyeglass fún ọ̀rùn torí ki dust máa ko sójú won. Ehn, but ó wà okay, ó wà okay. Ẹeyan tó bá ń lo àwọn sunglass náà ó wà okay torí kò da korun kan máa kó sójú èèyàn but anyhow bá yẹn. So táwà, àwọn tó ń ṣe ọ̀lokadà ní sáìdì bíì that's, àwọn bike men, wọ́n máa ń lo, ehn, sun shade dáadáa torí ki orùn má affect wọn lójú. But émi, mi ò ní, mi ò ní àt all.

Wákàtí mélòó ni ó máa ń wo ojú ìbòjú lójoojúmọ́? Àh, ìbéèrè mí, mi o understand question yin dáadáa o. Bo ya kí ẹ bèèrè imi, bó eléèyi te bèèrè yi ko, ko yé mi dáadáa. Tẹ bá bèèrè imi mo le da yin lo hun but èlèyi, ko yé mi rárá rárá.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ? Tọ̀, kí ló-- mo, mo ò fi bẹ́ẹ̀ like kí máa pín oúnjẹ mi mọ́, but ẹ̀kọ̀kan náà tí bá rí awọ́n tí wọ́n need oúnjẹ lá-- ní àyíká mi bóyá mórí àwọn tí bóyá, wọn rí oúnjẹ jẹ, mo lè fún wọn lóúnjẹ. Ọmọ, ọmọ ilé ìwé náà dẹ̀ ní mi, àwọn, àwọn mi lè dáná tójẹ́ pé ajọ máa jẹun. Ẹ̀hẹ̀hn, só tí èmi náà bá dáná, dandan ni mo gbọ́dọ̀ fún wọn jẹ inú ẹ̀. So kò ṣe pé bóyá, kò ṣe pé bóyá mo like ẹni tí ó bá fún mi lóúnjẹ, èmi náà ò ní fún anybody lóúnjẹ o. Kó ní káàlukú wà fún rara ni one man for himself. So ẹni tí ó bá fún mi lóúnjẹ, i no go give am my food mi ò lè fún ẹni tí ó bá kí ń fún èmi lóúnjẹ, mi ò ní fún un lóúnjẹ. Ṣùgbọ́n tí bá rí pé bóyá ẹni, ẹnìkan bóyá kò, kò tíì jẹun, ẹ̀hẹ̀hn, mo lè tí bá dáná, màá fún èyàn yẹn. But tí mo bá rí pé bóyá mo ṣe wa ń dáná tọ́ á fi máa rí pé bóyá ẹ̀, nǹkan tí ẹ̀yin gbọ́dọ̀ máa ṣe fún ni, èmi máa stop. Kòde sí ǹkan tó lè fi ṣe mí. But tó bá jẹ́ pé ajọ máa ń jẹun papọ̀, ẹ̀hẹ̀hn, mo lè fún èyàn yẹn lóúnjẹ. A lè jọ jẹun papọ̀. Ko dá-- àti lè jọ jẹun nínú abọ́kàn kò mean anything. Like ó dá kí ẹ̀yin ó máa fún ọ̀yàn nǹkan dáadáa. Kò dá kí ká ní nǹkan kí a má lè fún yàn. Ẹ̀hẹ̀hn, ahun ò dá. Kí la wà fúnra fún? Ọlọ́run dá wa sílẹ̀ ayé, ká máa ranra wa lọ́wọ́ náà ni. So ẹ̀hẹ̀hn, tí a bá nǹkan tá-- nǹkan tí ẹ̀yin bá ní tí ò bá lè fún èyàn kò, kò, kò, kò, kò tọ̀nà. Tí a bá ní nǹkan, a lè fún èyàn. Tí a bá ní kí n ṣe tú lásìkò ni ká fún ẹ. Nǹkan, nǹkan táàní a lè fún ọ̀yàn. But tí a bá ní bóyá a ní oúnjẹ tó pọ̀, ẹ̀hẹ̀hn, bóyá aṣe oúnjẹ tó pọ̀ táa dè mo pé táa, tí a bá fún yan ó lè bàjẹ́. A, ó yẹ ká, ó yẹ ká kò tẹ́ jẹ, kò tẹ́ jẹ díẹ̀. La lè fún èyàn nù ẹ́. Ẹni tí a bá fún, a ní pé a, ó, ó sure pé wọ́n máa appreciate ẹ̀. Ẹ̀hẹ̀hn, wọ́n á de dúpẹ́ lọ́wọ́ wa. Ṣùgbọ́n tí a bá sọ pé bóyá ẹ àfẹ́ fún ẹni kankan lóúnjẹ, a bá dáná tọ́ á wa lọ̀ọ́ dáná, kò dá bẹ́ẹ̀. It's not good. So oúnjẹ, gbogbo oúnjẹ tí a bá sè, a gbọ́dọ̀-- oúnjẹ tí a bá sè tó bá, tó bá pọ̀ ju tí a mọ̀ pé àní lè jẹ́ tán, oye ká máa fún èyàn ní inú oúnjẹ yẹn. So mo fẹ́ràn láti máa pín oúnjẹ dáadáa fún àwọn ẹ̀yàn dáadáa. So daddy mi gan wọn tí máa ń sọ, ìgbà mìíràn tí wọ́n bá fún mi ní food stuff láti ilé that's oúnjẹ tí mo máa ń gbé lọ school, wọ́n máa sọ fún mi pé má fi ṣe father Christmas o. But mo sa máa pé kò possible kí n dé school, kí ẹ̀yan kan tó nkan lọ́wọ́ mi kí màá le fún kò, kò dá beyen. Ẹ̀hẹ̀hn, tọ́rí ọmọ ilé ìwé náà ni gbogbo ìgbà mí máa wà tójẹ́ pé ǹkan náà máa há fún èyàn. Ẹ̀hẹ̀hn, àwọn, àwọn, àwọn classmates mi náà ló máa ràn mi lọ́wọ́ wa fún mi lóúnjẹ lẹ́ẹ̀ mi. So bẹ́ẹ̀ na ló ṣe wà. Ẹni tí ẹ bá rán lọ́wọ́ náà ló lè ràn èyàn lọ́wọ́. But tí irán lọ́wọ́ tó tí ẹ dá ju, ohun na ni pé ká ṣe iran lọ́wọ́ fún ẹni tí ó ti e lè rán wa lọ́wọ́ at all. So ká pa, tí a bá ní oúnjẹ, ó yẹ ká lè pín oúnjẹ. Kò sí ǹkan kan tó wan bẹ́ẹ̀. Bá pín á tán, bá pín kò ní--bá, bá pín ó máa tán, bá pín ó sì máa tán. So but ó better ká fún àwọn ẹ̀yàn so that ẹ̀hẹ̀hn, ìgbà tí àwa náà bá, ìgbà tí ó bá kú díẹ̀ ká tó fún wa, àwọn èyàn na má lè ràn wá lọ́wọ́ so that's just it bẹ́ ló ṣe yẹ kí ayé ṣe wà kóyẹ kámá ṣe ahun fún ara wa àbí nkan-nkan bayen so ó yẹ kí amá help ara wa ni.

Rárá o, mi ò kí ń ya tattoo sára o. Torí daddy mi ti dá, wọ́n ti sọ fún mi pé, àì kí n ṣe pé àwọn mii, àwọn mii máa ń kà á sí ẹ̀ṣẹ̀. Àwọn mii de máa ń kà á pé tọ̀, wọ́n kan fẹ́ fi ṣe, eh, akọ àbí oge sára. But àwọn daddy mi sọ fún mi pé, láti máa yá tattoo pé nǹkan tí Ọlọ́hun ba, nǹkan tọlọ́hun bá fẹ́ kó wà lára wa, Ọlọ́hun máa ń dá a mọ́ wa ni. But èmi bí mo ṣe wà yìí, mo jẹ́, eh, mo máa ń kọrin. Olórin ni mí. I'm a musician. So, mo ṣi má, mo ṣi kò sígbà tí mi ò ní padà ya a, mo ṣi má padà ya tattoo sára. So, but ó lè, ó lè máa jẹ́ tattoo ǹkan burúkú. Nítorí àwọn mii wọ́n má ya tattoo, ehm, wọ́n má ya tattoo scorpion àbí tiger àbí ejò àbí nǹkankan. Wọ́n lè ya oríṣiríṣi ǹkan sára bẹ́yẹ̀. But èmi mo lè, mo fẹ́ ya tattoo orúkọ mi. Ìyen mo lè tattoo orúkọ ọmọ tí mo bá bí sára. Eh. So like àwọn oríṣiríṣi àwọn, àwọn mii tón máa ń ya tattoo, wọ́n ní reason ton fi ń ya tattoo. Kòkan ṣe pé ó kàn wù ẹnìkan náà láti ya tattoo àbí láti bá ara ẹ̀ jẹ́. Àwọn mii ní reason ton fi ń ya. Àwọn mii na dẹ̀ wà tó jẹ́ pé ó lè jẹ́ torí pé wọ́n rípé bóyá ọ̀rẹ́ wọn ya, ehn ehn, wọ́n dẹ́ rìí pé ó dára lára ọ̀rẹ́ wọn náà. Àwọn náà fẹ́ ya, awọ́n náà fẹ́ bégbé pé like they want to, they want to feel among. Òun náà ni wọ́n ṣe ń ya, eh, ni wọ́n ṣe ń ya, eh, àwọn tattoo wọnyìí sára. But for now, mi ò tí ì ní, mi ò tí ì ní tattoo kankan lára. But mo ṣe máa padà ya. Mo máa ya tattoo sára.

Báwo ni o ṣe máa ń ṣètò owó iṣẹ́? Ah, tí m ba fẹ́, tí mo bá, tó bá yẹ, eh, ìgbà mí tí m bá fẹ́ kí pé a, tí mo bá mọ̀ pé bí à mo máa, mo fẹ́ lọ síbi iṣẹ́, mo máa ń make sure pé gbogbo nǹkan tí mo need, à bóyá, eh, owó tí mo fẹ́ fi wọ mọ́tò lọ síbi iṣẹ́ àbí owó tí mo fẹ́ fi, owó tí mo fẹ́ fi jẹun níbi iṣẹ́, màá rí ṣọ pé mo ti wà kalẹ̀. Mo tí ń bá ní, màá, mo lè, ìgbà mí mo lè pe bí lọ síbi iṣẹ́. Tó bá, m bá dè dé ibi iṣẹ́, mo lè wá èèyàn kan bíi méjì. À bóyá èèyàn, k'èèyàn má bààrà ẹ̀ jẹ́ náà ni. O lè lọ síbi tí ó ti mọ̀ pé tọ̀. Tó bá sọ fún ọ pé tọ́ e fún mi nìkan báì báì báì báì báì, mi ò tí ì lòwó báì, hhen, màá san lọ́la. Tọ́n bá mọ̀ ẹ dáadáa, tọ́n dè mọ̀ pé ìwà ẹ dà, hhen, wọ́n á fún ẹ ní ǹkan tó bá fẹ́. So, eh, ìgbà mí mo lè máa ń lo owó gan, màá dè lọ sí ibi iṣẹ́. But iyen o mean pé, eh, ebi máa pa mí àbí bí boyà mí ní rí ǹkan jẹ. Ka, ká má bààrà wa jẹ́ náà ni. Tí a bá de ti, tí ìwà wa bá ti dà, àwọn èèyàn wọ́n máa ṣe kí wọn má lè ràn wá lọ́wọ́. So ìgbà mí mo ò tí è lé máa lò owó, ṣùgbọ́n màá sì lọ sí ibi iṣẹ́, màá dè sì jẹun kí n tó, kí n tó padà wá sílé. So, ta bá ti bààrà wa jẹ́, tí ìwà wa náà ò dè bàjẹ́, hm, a lè rí àwọn èèyàn tó lè fún wa, tó lè ràn wá lọ́wọ́

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Yes, mo láìki oúnjẹ tó ń láta gan àti kékeré gan. Àwọn ọmọ tìẹ̀ tí máa ń jẹ oúnjẹ tó láta dáadáa. Kódà àwọn mọmí mí, wọ́n láìkan máa ń fatasi oúnjẹ. Kò tiẹ́ ṣí oúnjẹ tí wọ́n kò ní fatasi. Kó jẹ́ ẹwà, kó jẹ́ rice, kó jẹ́ iyán àbí anything àbí ọbẹ̀, wọ́n máa ń fatasi. Kódà gan títí dé orí dónkúà, wọ́n máa ń fi ata sí dáadáa. Tí ìba sẹ̀ pa yóò gbà wọ́n gan, tó bá jẹ́ àwọn oúnjẹ tí èèyàn tìẹ̀ lé fatasi, mọyi mí lè fatasi gari. So a láìkà ata gan torí, ẹ́, ata, wọ́n dà pé tó bá, èèyàn tó bá ń fata bá ń fatasi oúnjẹ dáadáa, kò kí ń jẹ́ kí oúnjẹ kó rí èèyàn nínú. Torí ṣáì bá ọmọ jẹun, ìwé rẹ pé tí a bá, tí ata wà sí nínú ọbẹ̀, ọbẹ̀ yẹn kì í ṣe pé kó, ọbẹ̀ lè dùn o ṣùgbọ́n ó máa sí bí ó ṣe máa máa ṣe nínú èèyàn. Like, bí pé èèyàn fẹ́ bí àbí nǹkan kan báwọ́n yẹn. So ata, ata wà òkè. Like ó máa spice oúnjẹ wa up. So ata dá ata dà. Kódà ṣáì àwọn ata mi jẹ́ pé wọ́n máa, torí àwọn ata tó tìẹ̀ máa ń ṣe báyìí gan kò ń ṣe ata tó dáwọ́n. Àwọn mí ata tó máa ṣe kò ní, kò kín ta. Àwọn amí máa ń fi obì, ata wọ́n kó àwọn adẹ̀ pon lóju. So awon mí máa ń fi obì sí ata. Kò lè make sense dáadáa, kò da. Kò da torí wọ́n, torí kí wọ́n bá lè rówó níbẹ̀ náà ni bọ́kọ̀ kò wà òkè. Torí ata amí èèyàn adé, ẹni èèyàn lè da ata bí i ọwọ́ mẹ́ta sínú ọbẹ̀, kò lè sì ní, kò sì ní ń lá ata. Kò lè wà òkè bẹ́yẹn. Ata wọ́n kò fi ata kékeré si, eléyìí tó kù, obì, obì, obì. Jẹ́ pé ata tí ẹ, tó bá ṣe, àbí tí wọ́n ti ń ṣe ata jẹ́ pé ata yẹn wà original, tó bá fi ìka kan báyìí tó fi sẹ́nu, ó máa ta gidi gan. Ìpà àwọn ata tó ń ṣe lẹ́nu sì ń kò ń ṣe ata tó dáwọ́n. So èèyàn ẹ̀ṣẹ̀ ní láti da ata púpọ̀ sínú rẹ̀. Bẹ́ẹ̀ obì tí wọ́n dẹ̀ kó sí inú o kì í ṣe, kò, kò, kò bá èèyàn lára jọ. Like it's not okay. Kí sẹ́ everybody náà kò ló dá, kò ní kí ìdí yẹn dá lára rẹ̀. Ó contain caffeine tí ó dè dá alá, ní alára èèyàn. Ìpà àwọn rẹ̀ wọn ò kíẹ́. Wọ́n sá, wọ́n sá à ti lè po, wọ́n kàn da, wọ́n da oríṣìíríṣìí nǹkan sínú rẹ̀. Wọ́n máa ń mix ata pẹ̀lú obì. Kó ṣa lè pọ́n wa kọ̀ ní pé ata yẹn kàn pọ́n gan, bọ kò wà kò, kò da fún àgọ́ ara tí èèyàn bá jẹ́, ó lè fa sickness sí yan lara. Kò lè da. Bó tó bá ra ata tó ta gidi gan, à, tó bá fi díẹ̀ sínú ọbẹ̀ báyìí àbí tó fi ṣe mistake tó fi ọwọ́ kan tó fi tẹnu, wọ́n ó bí ẹra wa. Wọ́n kàn máa ń mú mi lọ ní, ìgbà mí gan mọmí mí tìẹ̀ máa ń fi ṣe like, mi ò lè sọ pé ìka, but wọ́n máa fi ṣe bí i bá, tí wọ́n bá rí pé oúnjẹ yẹn, oúnjẹ yẹn dùn ṣùgbọ́n kò pọ̀, wọ́n máa bu ata dáadáa, dáadáa sí inú rẹ̀. Tó bá ti bu ata sínú rẹ̀ báyìí, tó bá ti jẹ pé kò tẹ̀ jẹ́ síbí gan kò lè jẹ́ wa, ó kàn mú mi. So wàá tètè yọ, o tẹ̀ ní sọ pé ó fẹ́ bèrè, o ní sọ pé ó fẹ́ bèrè fún mi torí wàá ti mú mi yó dáadáa. Tó ń jẹ́ yẹn máa ti ẹ dùn. So ata w.

Data tó máa ń lò lọ́sẹ̀ pọ̀ tó. Éh! Mo máa ń lo data gan torí, eh, data is life, i swear. So mo máa ń lo data gan, ìgbà mi ọjọ́ leerin ọjọ́ mẹ́jì gan. Mo lè lò tó da-- mo lè lò tó s-- mo lè lò tó ten gig lẹ́erìn ọjọ́ méjì. Bẹ́ẹ̀ kò ṣe pé bóyá èèyàn, bẹ́ẹ̀ kò ṣe pé bóyá bóyá mo máa ń download àwọn nǹkan tó pọ̀, bíi kínyàn browse àti oríṣìíríṣìí nǹkan. Lọ́sẹ̀, lọ́sẹ̀ pé tí n bá fẹ́ lo data, kò sí bí mo máa máa lò tó bóyá bí seventy gig in a week. So ìgbà mí gan, ìgbà mí gan ó lè ju seventy gig lọ tí mo máa lò ní ọ̀sẹ̀ kan. Mo máa ń lo da-- éhéh, mo máa ń lo data gan like very, very well. Mo máa ń lo data gan. But torí tí ènìyàn bá tí, tí, tí ènìyàn bá ní fóònù tí kò sí data lórí ẹ̀, àh! Bí i pé ènìyàn kań gbo fò ṣọ́ wọ́ ni o. Ṣé fíìmù ni o fẹ́ máa wò ni? But tí ènìyàn bá ní data, yóò fi-- ènìyàn á ráyè wo oríṣìíríṣìí àwọn nǹkan tó wà, tó wà láyé like, like o lè wo TikTok, o lè wo Facebook, wo Twitter, wo Telegram, wo everything. So àwọn nǹkan tó bá wà lórí é náà ni wà á fi mọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. So tí ènìyàn bá ní data, ó, ó wà okè gan. Tí ènìyàn bá ní data lórí fóònù. Torí láìsí data gan, bí i pé ènìyàn kọ̀ ń gbé pálàṣà sọ́wọ́ ni. Àwọn fóònù mi ò tẹ̀ wá, mi ò tẹ̀ like fóònù tí ó bá, tí ò bá lè browse dáadáa, mi ò, mi ò fi bẹ́ẹ̀ like ẹ̀. But tí fóònù bá lè browse, ẹhẹ́n, tó dè, tó lè, tó lè connect mọ internet dáadáa, mọ àwọn server kọ̀ọ̀kan, ẹhẹ́n, ó wà okè. Irú àwọn fóònù yẹn ló dáa. Àwọn fóònù tí, àwọn fóònù tí ò lè browse àbí àwọn fóònù tí ó tí ò ní, tí internet connection ò sharp dáadáa, ẹ̀rí wípé àwọn ènìyàn ò tí e fi bẹ́ẹ̀ like ẹ́ tó bẹ́ẹ̀. Torí àwọn ènìyàn wọ́n, wọ́n, wọ́n like láti máa lo data gan. Kò dẹ́ i ṣe èmi nìkan, everybody, everybody like máa ma ra data, ra card àti bẹ́ẹ̀ ó pọ̀ gidi gan.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? A! Mi ò kí ń ṣe, mi ò kí ń, mi ò kí ń, mi ò kí ń ya picture o. But torí ojú mi ò tẹ̀ kí ń sábà fine nínú picture, so mi ò fi bẹ́ẹ̀ like máa ya picture tó bẹ́. Àwọn mi wá to jẹ́ pé bí ó lẹ̀, ni lójú ayé gan sẹ̀, kí íse pe mo fine tó bẹ́ but, tí bá, mi ò like ki n máa ya picture dáadáa. Aṣọ mi, mi ò láṣọ tí mo le fi ya picture àbí nǹkan kan. Mo e ti, school tí mo ti e wá gan báyìí gan, mi ò kí ń fi bẹ́ẹ̀ ya picture tó bẹ́ torí kì í ṣe nǹkan tí mo like. To bá je pe boya bíi nǹkan mi ẹ́hẹ́n. Tí ẹ̀yin bá sọ pé o fẹ́ ya picture, mo lè yàn wọ́n ní picture but èmi fún ara mi, I no too like ma de snap. So mi ò like máa ya picture tó bẹ́. But tí bá, tí àwọn èèyàn bá máa fẹ́ ya picture, mo lè yàn wọ́n ní picture. Ṣùgbọ́n èmi, mi ò like máa ya picture torí ojú mi ò kí sábà jáde dáadáa nínú picture. Mo, mo, mi o fi bẹ́ẹ̀ fine lójú ayé but mo máa worst like ojú mi máa ń burú gan nínú picture, so mi ò like ki n máa ya picture tó bẹ́

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? À, ọ̀gá mi níbi iṣẹ́, ọ̀gá mi níbi iṣẹ́ a máa ń sọ̀rọ̀ dáadáa, kò ṣe pé aá kì ń sọ̀rọ̀. Kò n se ọ̀gá kan kọ́ ni mo ní, mo ní oríṣiríṣi ọ̀gá gan wọ́n pọ̀. So but gbogbo wọn náà ni mi kì í, mi ò kí ń bá anybody já actually, but gbogbo wọn náà ni mo máa ń bá sọ̀rọ̀ pẹ̀lẹ́. But ó sí ọ̀gá mi kan jẹ́ pé ó ní wàhálà gan, nǹkan kékeré tí ó máa ma bẹ̀rẹ̀ sí i máa ń pariwo, máa ṣe anyhow. But mo kan máa ń try as much as possible kín rí dájú pé mi ò, mi ò, mi ò bá anybody fa wàhálà. Mi ò ṣe díẹ̀ ní problem pẹ̀lú ẹnìkankan. So ẹni tí ó bá fẹ́ fa wàhálà, to bá jẹ pé bóyá, mo ní ọ̀gá kan tí ó fẹ́ bá mi fa wàhálà, tín bá ní ọ̀gá tó jù lọ, màá kan rọra lọ fẹjọ́ sùn, torí emi ò fẹ́ wàhálà.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Èèyàn tó bá lówó ló máa ń lọ sọ́jà, èmi ò kí n fi bẹ́ẹ̀ lọ sọ́jà. Tí mo ti lọ sọ́jà báyìí, ó máa ti tó bí ọ̀sẹ̀, ó máa ti tó bí oṣù kan sefu, kò dè i ṣe ọ̀sẹ̀, ó máa ti tó bí oṣù kan torí kín ni mo fẹ́ rà lọ́jà. Àwọn tó bá lówó ló máa ń lọ sọ́jà náà. Bí oríṣiríṣi nǹkan ló wà lọ́jà tí ènìyàn lè rà. Èèyàn lè ra aṣọ, o lè ra bàtà, o lè ra nǹkan ọbẹ̀ àbí nǹkan kan báwọn yẹn. So but àwọn tó bá lówó náà ló máa ń lọ sọ́jà. Àwọn tó bá, tó bá ní company ńlá ńlá wọ́n yẹn náà tí ọjà wọ́n náà bá tán, wọ́n máa lọ sọ́jà, wọn máa lọ rà but èmi ò kí n, èmi ò kí ń lọ sọ́jà tó bẹ́ẹ̀ torí mi ò lówó lọ́wọ́. Mo ń gbàdúrà ni, tí ọlọ́hun bá pèsè owó ẹ̀ ehen, èmi náà lè máa ńa ọ́jà bí àwọn èèyàn ṣe ń na ọ́jà but lọ́wọ́ tí mo wà yí, mo broke, mo broke, mo broke pa, i no get money, i no get shí shi, mi ò ní ṣhíṣhí lọ́wọ́ bí mo ṣe wá yí. So tówó bá wà lọ́wọ́, èèyàn lè lọ sọ́jà lọ ra nǹkan.

Bẹ́ẹ̀ni, ṣe o máa ń sáré? Bẹ́ẹ̀ni, mo máa ń sáré dáadáa. Eh, mo lá-- mo, mo fẹ́ràn láti máa ṣe, eh, eré ìdárayá torí eré ìdárayá ó jẹ́ ǹkan tí ó máa ń ṣe àfààní fún àgọ́ ara wa gan dáadáa. Eh, láti máa ṣe eré ìdárayá ó máa ń jẹ́ kí a kó gbogbo àwọn àìsàn tí kò bá yẹ kó wà lára èèyàn kò ní le dúró sára èèyàn, ṣùgbọ́n àwọn tí kò bá kí ń ṣe eré ìdárayá tọ́, a, a rí pé gbogbo àwọn àìsàn wọ̀nyí ó máa ma wá sára wọn. Àwọn oríṣìíríṣìí àìsàn ló wà tí o jẹ pé tí a ò bá kí ń ṣe eré ìdárayá ó máa kó sára wa. Àwọn àìsàn bí, ẹ, èé, ẹ, ẹ̀jẹ̀ ríru, àwọn àìsàn bí, ẹ, àìsàn ìtọ, ìtọ súgà ó de lè wo ara èèyàn tí èèyàn ò bá kí ń ṣe eré ìdárayá. Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ tí à ń jẹ láyé òde òní ó jẹ́ àwọn oúnjẹ tí o je pé ó lè, ó lè fa àìsàn sí àgọ́ ara wa. Tí a bá dẹ́ẹ̀ kì í jẹ àwọn oúnjẹ, a-- tí a bá kí ń jẹ àwọn oúnjẹ tí jẹ pé ó lè, ó lè mú kí àwọn àìsàn wọ̀nyí kí ó, ó dínkù nínú àgọ́ ara wa, a rí pé a kan máa ma ṣe ara wa ní, ní jàǹbá ni. Ṣùgbọ́n tí a bá ń ṣe, tí a bá ń ṣe, ẹ, ta bá ń ṣe eré ìdárayá tí a dẹ̀ sáré, a máa sun omi dànù, a á sun àwọn omi wọ̀nyí dànù, àwọn a-- iyọ tó bá pọ̀ jù lára a lè sun dànù nípa pé à ń sáré.

Ṣé o máa ń ka ìwé? Mo máa ń ka, mo máa ń ka ìwé gan, oríṣiríṣi ìwé náà mo dẹ̀ máa ń ka. Torí, mo máa ń ka àwọn ìgbà, ìgbà mí mo máa ń ka, àwọn story book, àwọn ìwé tí wọ́n máa ń sọ ìtàn nínú ẹ̀, mo máa ń, mo máa ń ka wọ́n lẹ́ẹ̀kọ̀kan. Àwọn ìwé bíi ilé ìwé mi náà, mo máa ń ka wọ́n. Mo, mo, mo fẹ́ràn láti máa ka ìwé. Ìwé kíkà, ó máa ń jẹ́ kí ọpọlọ èèyàn kó ṣí dáadáa. So, iye ìwé tí ẹ̀yàn náà bá kà, náà ló máa sọ̀rọ̀, náà ló máa jẹ́ kí ẹ̀yàn no yé ṣí. Torí àwọn ìwé mi wà tí ò yé pé òye tó wà nínú ẹ̀ dá á, ó pọ̀, ó pọ̀ gidigan. Tó ta bá ń ka ìwé dáadáa, ó máa jẹ́ ká lóye. Kò dẹ́ sí igbá ti bóyá wọ́n ń sọ̀rọ̀ kan tí a ní lè bá wọn dá sí. So ìwé máa ń fún èèyàn lóye, ó máa ń jẹ́ kí èèyàn lóye dáadáa ju, bó ti, bí a ṣe wà lọ tẹ́lẹ̀. So ìwé kíkà ó jẹ́ ǹkan tó dáa gidigan. Ka máa ka ìwé dáadáa.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? A, ọ̀pọ̀lọpọ̀ náà, ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ni mo lè gbà múra sílẹ̀ pẹ̀lú àwọn oníbàárà. Láti múra sílẹ̀ pẹ̀lú, ẹ, fún àwọn oníbàárà, màá ríi dájú wípé, ẹ, mo ṣètò àwọn nǹkan jíjẹ àti àwọn nǹkan mímu èyí tó wúlò fún, fún wọn láti jẹ àti láti mu. Ẹ, àwọn oníbàárà jẹ́ àwọn tó, àwọn, àwọn tó, wọ́n jẹ́ pàtàkì nínú, ẹ, ilé iṣẹ́. Àwọn, àwọn tá bá ní oníbàárà, a rí pé ilé iṣẹ́ náà kò lè tẹ̀síwájú. Ẹ, so, ẹ, fún ìdí èyí, a gbọ́dọ̀ maa àwọn oníbàárà wa lọ́kùnkúndùn. A gbọ́dọ̀ jẹ́ kí, a gbọ́dọ̀, a gbọ́dọ̀ ríi dájú wípé àwọn oníbàárà wa, a tọ́jú wọn dáadáa. Fún ìdí èyí tí n bá fẹ́, tí n bá fẹ́ ní ìpàdé pẹ̀lú àwọn oníbàárà mi, màá ríi dájú wípé mo ṣètò àwọn nǹkan tí ó tọ́ àti àwọn nǹkan tí ó yẹ, àwọn jíjẹ àti mímu. Màá dẹ́tu àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ bá wọn sọ, màá rí pé mo ti kọ wọ́n kalẹ̀. Àwọn ìṣòro tí n bá ní pẹ̀lú wọn, màá ríi dájú wípé mo kọ́, mo kọ wọ́n kalẹ̀ náà. Àwọn nǹkan tí n bá fẹ́ kí wọ́n bá mi ṣe náà, màá ríi dájú wípé mo kọ gbogbo rẹ̀ kalẹ̀.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn ìpàdé lórí, à, lórí fóònù. Láti máa ṣe ìpàdé lórí fóònù, ó máa ń, ó máa ń kò kí ń, kò kí ń jẹ́ kí, kò kí, eh, kò kí ń gbanilákòkò tó bẹ́ẹ̀. Ó dà ìyára jù lọ pé ká máa pàdé ní ojúkorojú. Ó dà tún má a ń jẹ́ kí a, kí a wà ní àlàáfíà torí oríṣìíríṣìí àwọn nǹkan ló ti gbòde ní ayé tí a wà yìí, bí i àwọn ajínigbé àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n tí a bá ń ṣe ìpàdé lórí fóònù, a lè wà ní ibi tí, ibi tí a wà, a lè wà ní ibi tí ó tẹ́ wa lọ́rùn àti ibi tí ààbò ti tó fún wa láti ṣe àwọn ìpàdé wọ̀nyí lórí fóònù. A lè sọ gbogbo ọ̀rọ̀ tí a bá fẹ́ sọ láìsí pé à ń fòyà pé ẹnìkan fẹ́ wá jí wa gbé àbí à ń bẹ̀rù pé bóyá ibi kankan lè ṣẹlẹ̀ sí wa. Ṣé ìpàdé lórí fóònù, mo fẹ́ràn rẹ̀ gidigidi gan.

A gẹ́gẹ́ bí a ti mọ̀ pé oṣù méjìlá ló wà nínú ọdún. A ní Sẹẹrẹ, Èrèlé, Ẹrẹ́nà, Igbe, ebíbì, òkùdù, Agẹmọ, Ògún, Ọ̀wẹ́rẹ́, Ọ̀wààrà, Bélú àti oṣù Ọ̀pẹ. Ṣùgbọ́n nínú gbogbo àwọn oṣù wọ̀nyí, mo fẹ́ràn oṣù Sẹẹrẹ àti oṣù Ọ̀pẹ. A ìdí tí mo dẹ̀ fi fẹ́ràn oṣù Ọ̀pẹ náà ni pé ó jẹ́ àkókò tí a máa ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí Jésù Kristi. Ní àkókò yii oríṣiríṣi àwọn nǹkan la máa ń ṣe. A máa ń lọ sílé ìjọsìn láti lọ dúpẹ́ pé Ọlọ́run pa wa, Ọlọ́run pawó mọ́ láti ìbẹ̀rẹ̀ ọdún títí dé òpin ọdún. Lẹ́yìn ìgbà náà ká tó lọ, a máa dáná, a se oúnjẹ, a pa adìẹ, a pa oríṣiríṣi nǹkan, a jẹ oúnjẹ. Ẹlòmíràn a máa ń ṣe ìpadé ní ilé oníkálukú. A lè lọ sí ilé àwọn ọ̀rẹ́ wa láti lọ bá wọn ṣe ìpàdé. A lè lọ sílé wọn, a lè lọ jẹun nílé wọn. A máa ń ṣe ìkíni. A lè lọ sí ọ̀dọ̀ àwọn ara wa àti ọ̀dọ̀ àwọn ẹbí wa láti lọ ṣe ìkíni ní ọ̀dọ̀ wọn. Nigbàtí a bá ṣe tán, a tún padà wá sílé wa láti wá jẹ oúnjẹ ọdún. A máa ń kíra wá kí o kú oríire ní àsìkò náà. Oníkálukú a máa sọ pé "ẹ bárika odùn o, àwọn eleyii a ní ẹ báríka odun káadoùn" àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn imií náà máa n wá sílé wa. A lè kódà ní àárọ̀ ọjọ́ ìmíràn gan. A máa lọ gbé oúnjẹ fún àwọn ẹ̀mí. A máa dá ní lára oúnjẹ tí a bá sè, a máa lọ gbé fún àwọn èèyàn tí bi àwọn aládùúgbò wa. A máa lọ gbé oúnjẹ fún wọn náà kí wọ́n lè jẹ.

Lọ́wọ́lọ́wọ́ tí mo wà mi ò tí ì mọ ìgbà tí mo lè ra, ẹ̀rọ ayárabíàṣá torí, eleyi tí mo ní kò tí àìpẹ́ náà ló bàjẹ́. Mi ò dẹ̀ mọ̀ bí mo ṣe fẹ́ rà ìmí. Kódà lọ́wọ́lọ́wọ́ tí mo wà yii náà kò sí owó tí mo lè sọ pé tọ̀, owó ìbá, owó bàìbàì ni mo ní láti lọ, láti lọ, láti lè fi ra ẹ̀rọ ayárabíàṣá. Bí kò ṣe pé mo bá tẹ owó jọ, bẹ́ẹ̀ kí n tó lè tẹ owó jọ ó máa tó bí oṣù kan tàbí oṣù méjì kí n tó lè tẹ owó ẹ̀rọ ayárabíàṣá tí mo fẹ́ rà. Torí ẹ̀rọ aya, aya, ẹ̀rọ ayárabíàṣá tí mo fẹ́ rà kò ṣe ẹ̀ya, ẹ̀rọ ayárabíàṣá kékeré. Eleyi tí mo fẹ́ rà mo fẹ́ rí dájú pé mo lè fi ṣe àwọn nǹkan tí mo fẹ́ ṣe, gbogbo nǹkan tí mo fẹ́ ṣe. Agbègbè tí mo wà náà kò ṣe ibi tí mo ti lè tètè rí, ẹ̀rọ ayárabíàṣá tí mo fẹ́. Èyí tí mo fẹ́ ro gan agbègbè tí mo wà kò ṣe ibi tí mo ti lè ríra kọ́. Ibi tí mo wà ó jẹ́ abu-bí abúlé ló ṣe jẹ́. Wọn ò dè kí ń ta àwọn ẹ̀rọ, ẹ̀rọ ayárabíàṣá tí ó ju ojú níbẹ̀. Àwọn, àti pé bí ẹ lọ́wọ́lọ́wọ́ ta wà náà nǹkan dẹ̀ tí wọ́n, ẹ́hẹ́hn, èèyàn o lè tètè rí, ẹ̀rọ ayárabíàṣá rà ní agbègbè tí mo wà. Ǹkan dẹ̀ tí wọ́n bẹ́ẹ̀ kò dẹ̀ sí owó lọ́wọ́. Ṣùgbọ́n ká ní pé owó ti wà, ẹ́hẹ́hn, mo ní lè sọ pé mo fẹ́ lọ ra ẹ̀rọ ayárabíàṣá.

A ò ti pẹ́ tí mo ti ní àlà burúkú kẹ́yìn o, ehn ala ti Àlà burúkú tí mo ní kẹ́yìn, ó ti máa tó bi oṣù méje tí mo ti ní àlà burúkú kẹ́yìn. Àlà burúkú eléyii ti mo dẹ̀ ní kẹ́yìn ló dá lé lórí, nígbà náà mo lá àlá pé, ojú ẹni tí mo rí lójú àlà náà ó jọ ojú ẹni tí mo mọ dáadáa ní ojú ayé. Ṣùgbọ́n nínú àlà náà èni yen wọ aṣọ ìgbéyàwó, ó wá ń bọ̀ lọ́dọ̀ mi. Ṣùgbọ́n nínú àlà náà mo wá rí pé ó dà pé mo wá mọ̀ pé mo wà ní ojú àlà. Mo wá ń sọ fún èeyàn pé ẹ ò tí è lè fi nkankan ṣe mí. Lóòótọ́ ẹrú ń bà mí, ṣùgbọ́n ìgbà tí mo mọ̀ pé ojú àlà náà ni mo wà kò wá jẹ́ kí ẹrú fi bẹ́e bà mí tó bẹ́ẹ̀.

Kókó ẹ̀kọ́ tí mo, kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ní ìgbà èwe náà ni, eh, ní, eh, ìgbà tí a bá ń kọ́ ń ṣe, eh, àpẹẹrẹ ẹlẹ́kíni. Ṣùgbọ́n tápẹẹrẹ ẹlẹ́kẹ́jì ó ti le wọlé bẹ́ẹ̀ láti máa ń dàr wipé bá ṣe ń ṣe àpẹẹrẹ sí náà ni ó ṣe máa ma lé sí. Ṣùgbọ́n àpẹẹrẹ ẹlẹ́kíni ó máa ń jẹ́ nǹkan tí nígbà tí wọ́n bá, nígbà tí wọ́n bá ṣẹ̀fẹ̀ bẹ́ẹ̀ sì ń kọ́ wa, ṣó máa ń rọrùn. Ṣùgbọ́n nígbà tí wọ́n bá ti ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́, kò jẹ́ nǹkan tó máa ń, kò kì í, kò kì í fi bẹ́ẹ̀ rọrùn mọ̀ fún wa láti kọ́. Ṣùgbọ́n àpẹẹrẹ alákọ̀ọ́kọ́ ó máa ń rọrùn gidigidi.

Ṣé o ní aṣọ wíwẹ̀? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀. Ehn ehn, mo máa-- tí a, tí bá ti fẹ́ lọ wẹ̀, mo máa wọ aṣọ tí a fi ń wẹ̀. Aṣọ tí a fi ń wẹ̀, ehn, eléyi tí mo ní ó jẹ́ eléyi tí ó jẹ́ ó fẹ́, ó fẹ́lẹ́fẹ́lẹ́ ní ara, kò dẹ̀, tún kò fi bẹ́ẹ̀ wò ó ní ara mi. So, mo ní aṣọ tí a fi ń wẹ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń kọrin kẹ́lẹ́kẹ́lẹ́. Ẹ̀, ìgbà mí, ó sì àwọn orin tí ó fẹ́ pé a ṣẹ̀, a nílò láti máa pariwo bí kò ṣe pé kí a kọrin wọ̀nyẹn ní díẹ̀díẹ̀. Fún ìdí èyí, mo máa ń kọrin ní kẹ́lẹ́kẹ́lẹ́. Mi ò kí ń, mi ò kí ń, kí n ṣe gbogbo ìgbà náà kọ́ ni mo máa ráyè láti máa kọrin kí n lè máa pariwo nínú orin tí n bá ń kọ. Bí kò ṣe pé kí n kọrin ní díẹ̀díẹ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ, bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìborùn, ẹ, ìborùn, ẹ, láti, à, pàápàá jùlọ ní àsìkò ọyẹ tàbí àsìkò nígbà tí òtútù bá, nígbà tí, ẹ, àsìkò tí òtútù bá mú, a máa ń wọ, ẹ, ìborùn láti fi gba òtútù. Torí kò da kí a gbà kí òtútù ko kó sí wa lára. Tí òtútù bá kó sí wa lára, ó lè fa oríṣìíríṣìí àìsàn sí àgọ́ ara wa. Ṣùgbọ́n tí a ò bá gba òtútù láàyè láti kó sí ara wa, a rí pé ó máa jẹ́ kí ara wa kí ó wà dáadáa bí ó ti yẹ kó ṣe wà sí.

Ṣé o máa ń kọwé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń fi ọwọ́ mi kọwé torí emi ò jẹ́ ẹni to mo bá ṣe ń lo, eh, kọ̀npútà láti fi kọ àwọn ǹkan tí mo fẹ́ kọ. So, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ni mo máa ń fi ọwọ́ mi kọ ìwé. Torí, eh, mi ò tí, mi ò tíì mọ bá ṣe ń lo, eh, kọ̀mpútà. So, ọwọ́ mi náà ni mo máa fi ń kọ ìwé. Ìbá à ṣe eleyii tí a ń kọ ní, eh, inú ilé ìwé tàbí boya mo fẹ́, mo fẹ́ fi ránṣẹ́ sí ènìyàn kan, eh, fún idi eyi, mo máa ń lo nǹkan, eh, ọwọ́ mi láti fi kọ ìwé.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Èé, ààyè ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì, mo máa ń èè àwọn, àwọn, àwọn ààyè ìkọ̀kọ̀ tí mo ní lórí Íńtánẹ́ẹ̀tì gan-an, àwọn fúnra wọn máa ń fún mi ní èè ọ̀nà tí mo lè gbà dáàbò bo. Ìgbà mìíràn máa ń sọ pé bá kí n fi èè kóòdì èè láti má ṣe jẹ́ kí àwọn ènìyàn mi ò ní ààyè láti wọ bẹ. Àyàfi tí wọ́n bá lè kọ àwọn nọ́mbà wọ̀nyí jáde fún rara wọn. Fún, fún ìdáàbò bo, fún ààyè ìkọ̀kọ̀ mi wọ́n máa ń, wọ́n máa ń jẹ́ kí n fẹ fi oríṣiríṣi àwọn nọ́mbà láti fi dáàbò bo. To jẹ́ pé ẹni tí ó bá mọ àwọn nọ́mbà wọ̀nyí, wọn kò ní lè dáàbò bo. Ìgbà mìíràn náà, àwọn áàpù eléyìí tí ó wà ní orí fóònù mi náà, mo máa ń fi a-nọ́mbà ìkọ̀kọ̀ sí i. Èyí tó jẹ́ pé wọ́n ní lé ẹnikẹ́ni ò mọ̀. Àyàfi èmi nìkan àfi tí ẹni tí mo bá fẹ́ kó mọ̀ náà ló máa mọ̀. Ṣùgbọ́n ẹni tí kò mọ̀ kò ní lè ṣi. Ẹ̀ fún ìdí èyí àwọn ààyè ìkọ̀kọ̀ mi mo máa ń fi àwọn kóòdì mo máa ń fi èè mo máa ń fi fìwọ́n pamọ́ láti má ṣe jẹ́ kí ẹlòmíì kí ó ní àǹfààní láti lè yẹ àwọn nǹkan tí mo ń ṣe lórí Íńtánẹ́ẹ̀tì wò.

Kí ni o máa ń ṣe ní ọ̀ṣàlẹ̀? Ni ọ̀ṣàlẹ̀ ni mo ti bá ti, tí bá ti lọ sí orí pápá ibi tí a ti ń gbá bọ́ọ̀lù, màá lọ sílé, màá dẹ̀ lọ wẹ̀. Tí bá ti wẹ̀ tán, màá, màá dáná. Bá ti dáná tán, màá jẹun. Lẹ́yìn ìgbà tí bá jẹun, mo lè ṣe àwọn eré díẹ̀ díẹ̀ àbí kí n tẹ ẹ̀rọ ayárabíàṣá mi. Lẹ́yìn ìgbà tí bá ṣe léè tán, mo lè bá àwọn ènìyàn sọ̀rọ̀. Màá dẹ̀ ri dájú pé oúnjẹ tí mo jẹ ó rọlẹ̀ nínú mi. Tí bá ti parí, mo lè lọ sùn títí di àárọ̀ ọjọ́ kejì.

Bẹ́ẹ̀ ṣé o máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe ìdárayá torí ìdárayá ó jẹ́ ǹkan tí ó máa ń ṣe àfààní fún àgọ́ ara. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà náà la dẹ lè gbà ṣe eré ìdárayá. Àwọn mìíràn wọn kò fẹ́ láti máa ṣe eré ìdárayá. À, ìdí tí wọ́n dẹ kò, tí wọ́n kò fi fẹ́, à, kò jẹ́ mímọ̀ sí ẹnikẹ́ni. À, ṣùgbọ́n nípa ṣíṣe eré, oríṣiríṣi eré ìdárayá náà ni a lè ṣe. A lè, ìwẹ̀ wíwẹ̀ wà ká máa wẹ̀, ẹ́, eré sísá wà, ẹ́, ká máa gbá bọ́ọ̀lù náà ní orí pápá àti, ẹ́, oríṣiríṣi bẹ́ẹ̀, ẹ́, láti, láti lè jẹ́ kí ara wa kí ó ya gágá. Torí oríṣiríṣi àìsàn náà ni ó wà èti yẹ pé tí a kò bá kí ń ṣe eré ìdárayá, àwọn àìsàn wọ̀nyí wọ́n máa ń wánà láti rapaláwọ inú àgọ́ ara wa. Ṣùgbọ́n tí a bá ń ṣe eré ìdárayá àwọn àìsàn wọ̀nyí wọn kò ní rí ibi gbà láti wọ àgọ́ ara wa. Fún ìdí èyí eré ìdárayá ó ṣe pàtàkì. Àwọn àìsàn bí ẹ̀jẹ̀ ríru, à, àwọn àìsàn bí, à, ẹ́, bí àìsàn ìtọ̀ ṣúgà wọn kò ní rí ààyè láti rapaláwọ inú àgọ́ ara wa à tí a bá ń sọ̀rọ̀ nípa eré ìdárayá bá wò ni eré ìdárayá si lè jẹ́ kí, à, àìsàn ẹ̀jẹ̀ ríru kí ó dínkù nínú àgọ́ ara wa. À ti á bá wo, à, ní àwọn àìsàn ẹ̀jẹ̀ ríru wọ̀nyí ó máa ń wáyé nípa pé nígbà tí a bá ń jẹ oríṣiríṣi àwọn ǹkan lọ́ra wa àwọn ọ̀rá wọ̀n wọn máa ń lọ sí ojú ẹ̀jẹ̀ wa láti ojú ibi tí ẹ̀jẹ̀ ń gbà kọjá ní àgọ́ ara wa láti lọ dì, ẹm, láti lọ dì àwọn ibi tí ẹ̀jẹ̀ ń gbà kọjá ní àgọ́ ara wa. Ṣùgbọ́n nígbà tí a bá ń ṣe eré ìdárayá a rí pé àwọn, ẹ, àwọn ẹ̀jẹ̀, àwọn, ẹ́, àwọn ọ̀rá wọ̀nyí wọ́n máa bẹ̀rẹ̀ sí ní máa yọ dànù kúrò ní ojú ìṣàn wa. Wa dẹ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wa dẹ máa sun wọn dànù jáde kúrò ní àgọ́ ara wa. Ṣùgbọ́n nígbà tí a bá kọ̀ tí a kò kí ń ṣe eré ìdárayá a rí pé àwọn, ẹm, àwọn, àwọn ọ̀rá wọ̀nyí ó lè lọ tí ó bá di jù nígbà tí ẹ̀jẹ̀ ibi tí ó bá yẹ kí ẹ̀jẹ̀ gbà kọjá tí ẹ̀jẹ̀ ò rí bẹ́ẹ̀ gbà kọjá a rí pé àìsàn ẹ̀jẹ̀ ríru yìí ó máa bẹ̀rẹ̀ sí ní máa, ẹ́, gòkè sí ní àgọ́ ara wa. Tí àìsàn ẹ̀jẹ̀ ríru bá dẹ̀ tí ń gòkè sí ní àgọ́ ara wa ó lè fa kí irú ẹni bẹ́ẹ̀ kí ó ní àìsàn rọpá-rọsẹ̀ ní àgọ́ ara. Àìsàn rọpá-rọsẹ̀ líle yìí ó máa ń jẹ́ kí apá kan àti ẹsẹ̀ kan ní àgọ́ ara wa kí ó máa ń ṣiṣẹ́ mọ́ ra ra ra ra ra ra. Í tí ó sì dá fún àgọ́ ara. Mo gbàdúrà àìsàn tí ò gbógun Ọlọ́run ò ni fi ṣè wa. Ẹ̀, àìsàn ìtọ̀ ṣúgà náà nígbà tí a bá ń jẹ oríṣiríṣi àwọn ǹkan èyí tí ó lè jẹ́ kí, à, ṣú, ẹ́, ṣúgà wa kí ó pọ̀ ju ẹ̀jẹ̀ wa lọ, ẹ́, ní àkókò náà a rí pé tí ṣúgà bá ti pọ̀ ju ẹ̀jẹ̀ wa lọ ní àgọ́ ara ó máa ń fa kí ẹsẹ̀ wú. A rí pé irú ẹni bẹ́ẹ̀ a máa tọ̀ bí ẹ́ẹ̀mẹrin bí ẹ́ẹ̀maàrún ní ojúmọ́ èyí tí ó sì dá fún àgọ́ ara wa. Ṣùgbọ́n ta bá ń ṣe eré ìdárayá a rí pé yóò máa jẹ́ kí a máa sun àwọn, àwọn ǹkan tí, àwọn ǹkan tí ó wúlò fún ara wa tí ó ti pọ̀jù nínú àgọ́ ara wa. Yóò máa jẹ́ kí a máa sun, sun wọn dànù kúrò ní àgọ́ ara wa. Tí a bá dẹ̀ ń jẹ oúnjẹ tí ó dára náà ó lè, ó lè jẹ́ kí àwọn ì, eré ìdárayá wọ̀nyí kó túbọ̀ ṣiṣẹ́ ní àgọ́ ara wa. Ẹ́, kí a sì máa wo kì í ṣe gbà gbàrà tí a bá jẹun tán kọ́ ni ó yẹ kí a máa ṣe eré ìdárayá. A lè jẹun tán ká dúró di bóyá bí ìṣẹ̀ ọgbọ̀n ìṣẹ́jú kó tó di pé á lọ ṣe, ẹ́, ká kó tó di pé á lọ ṣe, ẹ́, kó tó di pé á lọ ṣe eré ìdárayá. Torí tí a bá ní ká lọ ṣe eré ìdárayá ní, ní kọ̀tán kété tí a lọ, tí a ṣẹ̀ṣẹ̀ jẹun tán ó lè fa kí, ẹ́, oúnjẹ tí a jẹ kó pọ̀pọ̀ nínú wa ó dẹ lè fa inú dídùn fún àgọ́ ara wa. Ẹ ṣé?

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn èèyàn dáadáa. Igba mìíràn mo lè kọ lẹ́tà sí àwọn ọ̀rẹ́ mi àbí àwọn ẹbí mi àbí àwọn ara mi tí ó wà ni oná jìn-jìn rere. Áti máa kọ lẹ́tà jẹ́ ǹkan tó ṣe pàtàkì torí kódà ní ilé ìwé gan wọ́n máa ń kọ́ wa bí a ti máa ń kọ lẹ́tà. Oríṣìríṣì, oríṣìríṣì lẹ́tà náà ló wà. À lẹ́tà sí bí a fẹ́ kọ lẹ́tà lọ sí ilé iṣẹ́ àbí a fẹ́ kọ lẹ́tà lọ sí ibi ìpàgọ́ tàbí a fẹ́ lọ ṣe eré níbìkan, a lè kọ lẹ́tà fún wọn kó lè wẹ̀ pé à ń bọ̀ níbẹ̀

Ṣé o máa ń fi ìdáàbòbò ọrùn sára? É bẹ́ẹ̀ ni mo máa ń lo ẹ̀hùn ìdáàbòbò ọrùn, ẹ̀, ẹ̀, orùn, ẹ́, màá lo ohun ìdáàbòbò ọrùn sára. Àti a ti máa ń lo àwọn ohun tí, nǹkan tí a fi ń dáàbò bo ara. Ó ṣe, ó ṣe pàtàkì gidigidi gan.

Eh, mo máa ń wo àwòrán, eh, mo máa ń wo àwòrán ojú mi tó èyí, akemíyé gbà, torí lẹ́ẹ̀ mi mo lè fẹ́ lọ sí, eh, ilé ìkẹ́kọ̀ọ́, yàrá ìkẹ́kọ̀ọ́, màá dẹ̀rídàjú pé ojú mi ò ṣe kíni ó jágere. Torí tí ojú mi ò bá jágere kò sí ẹní tó máa sọ fún mi àyàfi àwọn tó bá fẹ́ fi mí ṣe yèyẹ nìkan. So fún ìdí èyí mo gbọ́dọ̀ rí dájú wípé ojú mi jágere dáadáa kí n tó lọ sí, eh, yàrá ìkẹ́kọ̀ọ́

Bẹ́ẹ̀ni, mo ní irùngbọ̀n, bọ̀-- ṣùgbọ́n, ṣùgbọ́n irùngbọ̀n mi kò tíì, kò tíì kún dáadáa. Ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ni wón máa ń sọ fún wa ní ilé ìwé wa pé ka lọ gẹ irùngbọ̀n wa dànù. Torí, ẹ́, fún, ẹ́, ibi tí a wà, ní ibi tí àwọn-- ibi tí a ti ń-- ó jẹ́ ibi tí a ti ń wo àwọn aláìsàn sàn. Fún ìdí èyí, wọn kò fẹ́ kí a máa dá irùngbọ̀n wa sí, torí wọ́n máa ń sọ pé kí a má bàá fi àìsàn, ẹ́, bóyá àwọn irùngbọ̀n wa lè kó oríṣiríṣi àwọn, ẹ́, jànkárìwọ̀ èyí tí ó lè, èyí tí ó lè pa àwọn tí a ń tọ́jú lára. Fún ìdí èyí, wọn kò kí ń jẹ́ ká dá irùngbọ̀n wa sí.

À, mo fẹ́ràn ìgbónájẹjẹ iléyi tí kò iléyi tí ó tutù, torí mi ò fẹ́ kí yàrá mi kó máa gbóná ní gbogbo ìgbà. Mo fẹ́ràn tí yàrá mi bá tí yàrá mi bá ń tutù, torí yàrá tó bá gbóná torí yàrá tó bá ń gbóná kò da kí a máa dúró sí yàrá tó bá ń gbóná jù.

Báwo ni, báwo ni o ṣe máa ríi dájú pé ọjà rẹ dára? A! Tí bá fẹ́ ríi dájú pé ọjà mi dára, eh, oríṣiríṣi ọjà náà ni mo máa n rà. Tó bá jẹ́ pé mó fẹ́ ra ìrẹsì, nínú àwọn ìrẹsì tí mo fẹ́ rà torí oríṣiríṣi ìrẹsì náà ló ti wà. Àwọn mìíràn wà tó yẹ pé ọjà ìbùrú náà fẹ́ fi tà. So, nífúnni dé yìí, màá ríi dájú pé mo máa fi ọwọ́ bà, màá fi, màá fi sẹ́yín, màá gé jẹ wò. Màá ríi dájú pé ìrẹsì náà gbẹ daradara kó má di pé mo rà ó wá ń tètè bàjẹ́ sí ilé. Tó bá jẹ́ gàrí náà ni mo fẹ́ rà, mo lè bu díẹ̀ jẹ̀ sí ẹnu. Eh, ìyẹn tí ẹni tí mo fẹ́ rà lọ́wọ́ ré bá gbà kí n bù sí ẹnu ní inú ọjà tí mo fẹ́ rà. Ṣùgbọ́n tó bá jẹ́ àwọn ọjà tí ó wà ní inú éléyi tí a dì sínú, eh, eh, nylon ipamọ, màá ríi dájú pé mo wo, eh, ọjọ́ tí wọ́n ṣe àti ìgbà tí wọ́n kọ síbẹ̀ pé yóò bàjẹ́. Tí bá rí pé ọjọ́ tí wọ́n kọ síbẹ̀ pé yóò bàjẹ́ kò lè pé mi torí bóyá ọjà náà ó lè máa yára, mi ò ní ra irú ọjà bẹ́ẹ̀

Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń p'ẹja, eh láti lọ sí odò oríṣìíríṣìí ònà ni a máa ń gbà fi pa ẹja. Àwọn mìíràn máa ń lo okùn àti ìwọ̀, eh ìwọ̀ yìí náà ni láti jẹ́ kí ẹja náà kí ó wá sí ibi tí, eh sí ibi tí, ẹ́nu ibi tí, eh ikọ̀ náà ti máa ń mú lẹ́nu. Eh àwọn mìíràn máa ń lo eh néètì láti fi pa ẹja àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Bẹ́ẹ̀ni, mo gbàgbọ́ nínú ìgbàgbọ́ àwọn àt-à ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́. Ah! Torí oríṣìíríṣìí ìgbàgbọ́ ni ó ti wà. Àwọn ìgbàgbọ́ mìíràn náà wà tó jẹ́ pé kò ṣe tẹ̀lé. Àwọn ìgbàgbọ́ mìíràn dẹ̀ wà tó jẹ́ pé kò ṣe é, ó ṣe é tẹ̀lé. Ṣùgbọ́n mo gbàgbọ́ dáadáa nínú àh ehn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́.